Bí mo bá ní kí n ṣàlàyé ijó tí mo mọ̀ ní ń gbédéré mi kò jẹ́ sí ijó kankan tó ju ijó kurùkèrè lọ. Torí ijó kurùkèrè yẹn, àwọn èèyàn máa ń jó dáadáa ní abádé wa. Torí ijó yẹn ni, ijó yẹn ni mo máa ń ní ijó dáadáa ni. Tori láti tẹ́lẹ̀tẹ́lẹ̀, l'àwọn èèyàn máa ń tí ń jó ijó yẹn dáadáa. Àńd, ijó yìí, ijó tó jẹ́ pé gbogbo gbàà t'awọn eeyan bá ń jó l'àwọn nǹkan tó dẹ́ dara, l'àwọn nǹkan tó dẹ́ n pàtàkì fe se-yàwò, àwọn èèyàn máa ń jó àwọn ijó yẹn dáadáa. Àń, àwọn eégún kan, àwọn eégún kan máa ń jó ijó náà. Torí ijó tó dẹ́ wà tí àwọn èèyàn máa ń tí ń jó láti ọjọ́ púpọ̀ ni bí ijó náà ṣe wà níyẹn.

Ah, gbogbo àsiko tá wà yìí, agbégbé ni n kòdè yí bada ní ìgbà ọdún mẹ́wàá yìí torí àwọn ìjọba wọ̀n dẹ̀ kin mójú tá won ènìyàn níbi tá wà wà. Agbégbé náà bó se wà náà láti ọdún. Mẹ́wàá to kọjá bẹ́ẹ̀ náà ló se wà báyìí torí nǹkan tí mo lè ní pé táwọn ìjọba kan ṣe fún wa ni iná, iná tí wọ́n máa n fi sọ́nà. Iná tó je pe ta lẹ́ bá sú bá yìí, ó máa jí kí adúgbò mọ́lẹ̀ kò dẹ́ni sí àwọn òkùnkùn ní gbogbo ìgbà. Iná yẹn náà ni mo lè ní pé iná tí ìjọba kan ṣe fún wa nìyẹn torí kò dẹ́ṣi nǹkan mi tí wọn ṣe tójú iná yìí lọ. Ah, agbédé ni kò dẹ́ yìí pada kankan ní ọdún mẹ́wàá o, bó se wà yẹ́n gan bẹ́ẹ́ náà ló se wà di sínyí torí ìjọba wọ̀n dẹ̀ kin mójú tá won èeyàn rárá.

Ìlú kékeré tí mo mọ dáadáa ìlú wa ni. Torí ìlú wa, ìlú wa yẹn ó dẹ̀ kére, kò dẹ̀ ṣín jẹ ìlú tó kàn tóbi ni. Èmi ṣìní mi ò dẹ̀ kí n rí ìrìnàjò dáadáa. Ǹkan tópa tí mo dẹ̀ fi le ní ìlú wa nìkan ni mo dẹ̀ mọ̀. Ni ìlú tó kéré tó, torí kí í ṣẹ ìlú tó dẹ̀ ńlá ni. Awon eyan tí mó wà ní ìlú wa ká luku a de mọ́ra wa. Torí kí í ṣe ǹkan tó dẹ wà tó dẹ pọ̀ ni. Bí ó ṣe wà nìyẹn. Torí ìlú kékeré tí mo dẹ̀ ní mo mọ̀ ni kò dẹ̀ ju ìlú wa yìí lọ. Ìlú wa yìí gan-an ni. Òun nìkan ni mo dẹ̀ mọ̀ bí mo mọ̀ ní inú àwọn ìlú tó dẹ̀ kékeré. Ìlú wa nìkan mo mọ̀. Torí bí kiní náà ṣe wà fún mi nìyẹn. Bí mo ṣe ń ṣe ìgbésí ayé mi jẹ́ẹ́jẹ́ nìyẹn. Ìlú tí mo mọ̀ tó kéré nìyẹn, ìlú wa ni.

Ẹ̀rọ tí mo lè ṣe láìsí òun dẹ̀ ni ẹ̀rọ fóònù mi. À, mi ò le ṣe láìsí fóònù mi o. Torí fóònù ni ló máa ń bá mi ṣe gbogbo àwọn nǹkan dáadáa. Ǹkan tó pa tí mo lè fi ṣe láìsí fóònù mi nìyẹn. Mo dẹ̀ fẹ́ràn fóònù mi gan-an ni. Mi ò le kí n ṣeré gẹ́lú fóònù mi rárá. Torí fóònù ni ǹkan tó dẹ́ wà pàtàkì dáadáa fún mi ni. So ìdí tó fa tí mo dẹ̀ kí n fi fóònù mi ṣeré nìyẹn. Ẹ̀rọ tí mo lè ṣe láìsí ẹ̀, òun dẹ̀ ni fóònù mi. Mo dẹ̀ fẹ́ràn rẹ̀ dáadáa torí mo máa ń ṣe àwọn nǹkan lọ́pọ̀lọpọ̀. Àwọn nǹkan tó dẹ́ pọ̀, mo máa ń ṣe wọ́n lórí fóònù mi. Àwọn nǹkan tó dẹ́ pọ̀ gan, àwọn nǹkan tó dẹ́ yapa o ni mo máa ń ṣe lórí fóònù mi. Ǹkan tó pa tí mo dẹ̀ kí n fi fóònù mi ṣeré nìyẹn. Mo dẹ̀ fẹ́ràn fóònù mi gan-an ni.

Ẹni tó máa n soúnjẹ nílé wa ni? Èmi nìkan mo ń dá gbé, so kò de ṣeni kankan tó máa n soúnjẹ fún mi bí mo ṣe wá yìí. Èmi ni mo máa n soúnjẹ mi. Tí èbi bá ń tí ń pá mi báyìí, màá lọ wá oúnjẹ kí n dè ṣè. Torí ló ni gan bí mo ṣe wá yìí. Mi ò dẹ̀ ní se oúnjẹ lónìí torí ó ti rẹmi gan ni. Kò dẹ̀ ṣeni kankan tó máa ń bá mi ṣe oúnjẹ. Èmi nìkan ni mo máa n ṣoúnjẹ mi. Èmi nìkan ni mo máa n jẹ oúnjẹ náà. So nǹkan tó dẹ̀ wà nìyẹn, mi ò dẹ̀ kí n ṣe ré pẹ̀lu oúnjẹ jíjẹ rárá. Mo dẹ̀ fẹ́ràn kí ma jẹun dáadáa. So èmi ṣi ní mi ò dẹ̀ mo oúnjẹ se dáadáa. Kì í ṣe gbogbo nǹkan ni mo máa, mo mọ bí wọn ṣe máa ṣe. Mi ò dẹ̀ mo oúnjẹ ṣe dáadáa. Mọ̀ ń kàn, mọ̀ ń kàn, mọ̀ ń kàn ṣe ìgbésí ayé mí díẹ̀ díẹ̀ ni. Tò, ìyà ṣá ni, bààrà rẹ. Èmi nìkan ni wọ́n máa n so oúnjẹ fúnra mi. Bí mo bá ṣe so oúnjẹ náà, bẹ́ẹ̀ ni mo máa ń ṣe máa jẹ. Bo dùn gan bí ó dùn bí máa ṣe jẹ nǹkan mi nìyẹn.

Èmi, lérò mi, gbogbo àwọn nǹkan tí wọ́n dẹ̀ ní o ariwo wọ́n dẹ̀ pọ̀ dáadáa torí osese nkan kékeré ni wọ́n máa ń ní ó dẹ̀ ní àlàó ni èrò mi tí wọ́n bá dẹ̀ mí kí n dè sọ̀rọ̀ fún àwọn nǹkan yìí fún rara mi. Gbogbo àwọn nǹkan tí wọ́n dẹ̀ ní àlàó wọ́n dẹ̀ pọ̀ dáadáa. So, mi ò dẹ̀ le ní nǹkan kan àbí nǹkan wá eyọ kan tó dẹ̀ ṣe pàtàkì tó dẹ̀ ní àrò. Àwọn nǹkan tó dẹ̀ ní àrò wọ́n dẹ́ pọ̀ rẹ́pẹtẹ. So, nǹkan tó fa tí mi ò dẹ̀ kí ń fi àwọn nǹkan yìí ṣeré nìyẹn. Mi ò dẹ̀ kí ń ṣeré pẹ̀lú wọn, mo dẹ̀ fẹ́ràn kí máa ṣe àwọn nǹkan tí wọ́n dẹ̀ ní àlàó dáadáa. Torí tí nǹkan bá dẹ̀ wá tó dẹ̀ ní pàtàkì kò dẹ̀ yẹ kí eeyan máa fi nǹkan náà ṣeré rárá. Ó dẹ̀ yẹ kí eyann mo jútó nǹkan náà ni.

Ah! Ìgbà tí mo ń sọnù gan, ìgbà kan bẹ́ ti mo lọ sí ibìkan ni mo dé lọ síbí kan. Mo dé tí juwe ọnà fún mi, ṣùgbọ́n mi ò dé mọ̀ pe ọ̀nà tó yẹ kí n gba kí n dé lọ ibí yẹ́n mo dé tí kọjá bẹ. Bí mo ń ṣe lọ tààrà níyẹ́n mo ba ri pé. Ah! Ó ti yẹ kí n dé ibi tí mò ń lọ now. Kílódé tó fa tí mi ò tẹ̀ tí dé bẹ́ẹ̀ dí sín. Àṣé mo dé tí ń sọnù ni. Só bí mo ṣe bá di àwọn ènìyàn kan niyẹ́n tí mo bi wọ́n lere, kí wọ́n dé juwe ọnà fún mi. Tó àwọn ènìyàn, àwọn ènìyàn yẹn bí wọ́n ṣe juwe ọnà fún mi nìyẹn pé ah! Bẹ́ẹ̀ ṣe ọ̀nà tí màá gbà ni o. Ọ̀nà tó yẹ kí n dé gba kí n dé lọ síbi tí màá ń lọ ní. Tó bí mo ṣe sonùú nìyẹn. Tó tá bí mi ò dè pade àwọn ènìyàn yẹn ni, mi ò de ní mọ̀ bí màá kan máa lọ tààrà ni. Mi ò bá, n bá ṣe sọnù ju báyẹn lọ.

Bí mo ṣe máa ń wá ìmọ̀ lórí ẹ̀rọ ayélujára ni pé nǹkan tí mo bá ń ti wá mo dẹ̀ mọ ibi tí màá lọ wá sí torí nísìí, ilé-ayé yìí kì í ṣe ilé-ayé tí èèyàn máa wá ìmọ̀ nípa, ǹkan tí èèyàn ò dẹ̀ ní rí. Tó bá ti jáde sí ibi tọ́ dẹ̀ yẹ kọ̀ lọ, tó bá ti mọ àwọn ibi tọ́ dẹ̀ yẹ kọ̀ lọ wá ìmọ̀ rẹ sí, o máa bá ìmọ̀ náà níbẹ̀. So tí mo bá ti fẹ́ wá ìmọ̀ kan ní ẹ̀rọ ayélujára, mo máa wọ wá kin n de wọ ChatGPT àbí kí n dẹ̀ bi Google lerẹ. So àwọn nǹkan tí mo máa ń ràn mí lọ́wọ́ nìyẹn tí mo bá fẹ́ mọ ìmọ̀ kan. Ìgbà mìí mo dẹ̀ lọ sílé, mo dẹ̀ lé e lọ orí YouTube. Tí mo bá ti lọ s'orí YouTube bẹ́ yẹn, mo máa ń bá nǹkan tí mo ń wá níbẹ̀. So bí mo ṣe máa ń wá ìmọ̀ nìyẹn ní ẹ̀rọ ayélujára.

Òtítọ́ ǹkan tó dẹ̀ yẹ kí ń yan nínì o. Ódẹ̀ ẹ kí ń yan máa fi òtítọ́ ṣeré torí ní àyé tá dẹ̀ wá yìí gan, òtítọ́ ǹkan tó dẹ̀ ṣe ọ̀wọ́n ni. Ótì kóo tó rí èèyàn tó dẹ̀ ní òtítọ́, o máa ń pẹ́ dáadáa. Kì í ṣe gbogbo ìgbà ló lè rí àwọn èèyàn tí wọ́n dẹ̀ ní òtítọ́ torí àwọn ǹkan wọ́n dẹ̀ wà, bí àwọn ǹkan ṣe wà nìyẹn. Kì í ṣe gbogbo ìgbà lẹ̀ yẹn le ṣe gbogbo àwọn ǹkan yìí. So òtítọ́ yẹn ó dẹ̀ sọ wọ́n dáadáa. Gbogbo èyí tó bá ti rí ẹ̀yàn tó dẹ̀ ní òtítọ́, kì í ṣe èèyàn tí èèyàn máa ń fi ṣeré ni. Èèyàn tí èèyàn máa ń mú pẹ̀lú ọwọ́ méjèèjì ni. Ódẹ̀ ẹ kí èèyàn máa fi àwọn èèyàn tí wọ́n dẹ̀ ní òtítọ́ ṣeré torí òtítọ́ yẹn ǹkan tó dẹ̀ sọwọ́n ni, ní àsìkò tá wá yìí.

Èmi odẹ le gbàgbé ìgbà tí mo ṣí sọ́ọ̀bù kékeré kan nígbà yẹn. Nígbà yẹn, nǹkan tí mo máa ń tà ni mo máa ń ta provision, mo máa ń ta búrẹ́dì, mo máa ń ta biscuit, gbogbo àwọn sweet, àwọn nǹkan, gbogbo àwọn nǹkan báyẹn. Àwọn nǹkan tí èèyàn máa fi fọṣọ ọṣẹ ní o, omó ni o. Gbogbo àwọn nǹkan kéékèèkéke yẹn ni mo máa ń tà nígbà yẹn. Ànd ígbà yẹn sọ́ọ̀bù yẹn ó máa ń help mi dáadáa. Nítorí àwọn drinks kan mo máa ń ta wọ́n, mo máa ń ta drinks so gbogbo àwọn nǹkan yìí. Wọ́n máa ń jẹ́ kí èèyàn di owó mọ́lẹ̀. So kó tó mọ̀ báyìí, wá ti ní owó púpọ̀ tí òdẹ níí fi ṣeré. So gbogbo àwọn nǹkan tí mo máa ń fi ń di owó mọ́lẹ̀ nìyẹn. Mi ò dẹ́kìí fi àwọn nǹkan yìí ṣeré rárá, mo dẹ̀ fẹ́ran kí n máa rí àwọn nǹkan yẹn dáadáa.

Láì, lẹ́yìn oṣù ni mò de lọ sí ọjà kẹ́yìn. Torí èmi gbogbo ẹyin oṣù ni mo máa ń lọ sí ọjà ki de lọ ra gbogbo àwọn nǹkan tí mo bá fẹ́ lò. So tí oṣù bá ti wá sẹ́yìn báyìí, tí mo bá ti sanwó iṣẹ́ fún wa, mo máa ń lọ sí ọjà ki n de lọ ra gbogbo àwọn nǹkan tí mi ò bá ní. Ṣùgbọ́n kì e ṣe gbogbo ìgbà ni àwọn nǹkan máa ń lọ bó ṣe yẹ. So tí mo bá ti rówó yẹn, màá lọ ra gbogbo àwọn nǹkan torí èmi owó tí mò ń dee ri lóṣù kì í ṣe owó tó dẹ́ẹ̀pọ̀ ni. Nǹkan tó fà á tí mo máa ń fi ra àwọn nǹkan ni gbogbo ẹyin oṣù nìyẹn torí gbogbo nǹkan tí mo bá fẹ́ lò, nǹkan tí mi ò bá dé ní ní ilé, mo máa lọ ra ní ẹyin oṣù yẹn kí n dee fi ṣe nǹkan tó dẹ́ẹ̀ dá torí, èèyàn ò dé ní para rẹ̀. Ìyẹn sì ni láti jẹun. So nǹkan tó fàá tí mo máa ń fi ra àwọn nǹkan niyẹn.

Ẹ̀hn, ní aṣálẹ́ nǹkan tó dẹ̀ dànì torí aṣálẹ́ yẹn kálukú tí dé láti ibi iṣẹ́. And ìgbá mi gan-an tí ènìyàn ò bá ti ẹ̀ lọ sí ibi iṣẹ́, tó bá ti wà ní inú ilé láti àárọ̀, ó máa fẹ́ kí ó dẹ̀ jáde lọ kó dẹ̀ gba atẹ́gùn ní aṣálẹ́ yẹn. So ǹkan tó fàa ti ìrin aṣálẹ́ yẹn ó dẹ̀ ní pàtàkì dáadáa níyẹn. So mi ò dẹ̀ kí n fi irin aṣálẹ́ yẹn ṣeré, gbogbo ìgbà báyìí mo máa make sure pé mo dẹ̀ lọ. Irin aṣálẹ́ yẹn kí n dẹ̀ ṣe nǹkan tó dẹ̀ wà pàtàkì fún mi torí kí n ṣe ǹkan t'àèyàn lè fi ṣeré ni. O dẹ̀ yẹ kí èèyàn máa jáde, ìgbà mí tó bá wà nínú ilé láti àárọ̀ yẹn, tò ti aṣálẹ́ bá ti ṣe bayi, ó dẹ̀ yẹ kí èèyàn ó jáde kó dẹ̀ lọ bá atẹ́gùn sára torí atẹ́gùn yẹn ó lè ní pàtàkì dáadáa.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, òun dẹ̀ ni bí ma ṣe máa ń sin adìẹ àti ẹja. Òun dẹ̀ fẹ́ kí n kọ́ ìmọ̀ tuntun ni torí nǹkan tó dẹ́ ṣe pàtàkì ni. Àṣìkò táa wà yìí, làwọn èèyàn máa ń jẹ adìyẹ dáadáa àti ẹja. So tí mo bá dé, tí mo bá ti kọ́ ìmọ̀ yìí, tí mo bá ti bẹ̀rẹ̀ sí í sin adìẹ àti ẹja yẹn, mo máa fi owó yẹn, mo máa ráyè láti máa rí àwọn owó àdíkún kí n bá lè máa ṣe àwọn bùkátà tó dẹ́ wà ń'wájú mi. Torí iṣẹ́ tí mò ń ṣe báyìí, owó ti mò ń ri ńbẹ̀, owó yẹn kò dẹ̀ lè jẹ́ ki àwọn bùkátà mi lọ. Ó dẹ́ yẹ kéèyàn bá ń ṣe àwọn iṣẹ́ mi, àwọn iṣẹ́ mi lábẹ́ kí bùkátà tó máa ṣe dáadáa.

Kíkọrin kì í ṣe nǹkan tí mo dé lé ní mi ò fẹ́ràn, bó sugbon àwọn àsìkò mí n ìbẹ̀ tó jẹ́ pé inira ńlá ti kọ orin yen, tí mo bá ti rí ara mi nínú àwọn àsìkò yìí àbí àkókò tó dẹ́ ye ki n dè kọrin. Soo, irú ìgbà yẹn mo máa ń kọ orin, mi ò dẹ́ kí n fi orin yen ṣeré torí nǹkan tó dẹ́ dàní. Ìgbà mí tí o bá jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ, o dẹ́ ye kí ẹ máa kẹ faa ki e ṣe fàájì, kí ẹ dẹ́ kọrin. Àbí ìgbà mí tí won bá ń ṣe ìyàwó, soo wọ́n dẹ́ le ni kí eeyan kọrin, àbí gbogbo ìgbà yẹn dé tí ẹeeyin bá di lé, tí ẹ̀yin bá ti rárá ẹ níbi tí o yẹ kó dẹ́ kọrin tọ. Irú ìgbà yẹn mo máa ń kọrin, sugbon ti mo ba ti ri ara mi níbi tí yẹ kí n dè kọrin, mi ò dẹ́ kí ń kọrin rárá o de ye tí ń bá rí mi.

Ah! Kò ṣe kí èmi mo máa ń lo fóònù mi dáadáa, torí ìgbà-- wákàtí tí mi ò bá tẹ̀ tí fi fóònù mi lọ́wọ́ báyìí, wákàtí yẹn kéré ni. Tí wọ́n bá dẹ̀ ri fóònù mi lọ́wọ́ mi bọ́ yá tó, mo dẹ̀ ń kérùn ni, àbí mo ń jẹun, àbí mo dẹ̀ lọ, mo lọ wẹ̀. Ìgbà mí kan tí mo bá ń jẹun gan-an, fóònù yẹn ó dẹ̀ wà lọ́wọ́ mi. So mo máa ń lo fóònù mi dáadáa lójoojúmọ́. Fóònù lílò lọ́dọ̀ mi kì í ṣe nǹkan tí ẹ máa ń fi ń ṣeré mi, torí àsìkò táa wáyé gan, àgbà mí gan-an, fóònù yẹn ò ní ọ̀rẹ́, torí àwọn èèyàn, àwọn obìnrin nísìí, tí wọ́n bá dẹ̀ lu àwọn obìnrin, wọ́n dẹ̀ mú tẹ́lẹ̀. So, ǹkan tó pa tó dẹ̀ ní bùkátà fóònù dáadáa ni. Tí ọ̀rẹ́ mi ṣìní, mi ò dẹ̀ kí n fi fóònù mi ṣeré. Wọ́n máa ń ṣe àwọn nǹkan lọ́pọ̀lọpọ̀ lórí fóònù mi, so fóònù mi ó máa ń wà lọ́dọ̀ mi gbogbo ìgbà ní fún ojúmọ́.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi. Gbogbo ìgbà tí mo bá ti je ouńjẹ àárọ̀ báyìí tán ọjọ́ yẹn orí máa fọ́ mi gan Nítorí àná gan, àfi ìgbà tí orí fọ́ mi, mo ní láti lọ ra ògùn orí fífọ́ torí orí fífọ́ kì í ṣe nǹkan tí ẹni ọmọ máa le fi ṣeré ni. So orí máa ń fọ́n mi gan kì í ṣe, orí fífọ́ kì í ṣe nǹkan tí eeyan máa ń fi ṣeré ni. So gbogbo ìgbà tí mi o bá dé jẹ ounjẹ àárọ̀ báyìí, èmi náà mo dẹ̀ ti mọ̀ pé ọjọ́ yẹn ó di túní, orí, orí máa fọ́ mi gan ni. Mi ò jẹ́, èmi ò dẹ́lẹ̀ escape orí fífọ́ lọ́jọ́ yẹn. Dandan ni kí orí fọ́ mi lọ́jọ́ náà. So bí nǹkan náà ṣe wà níyẹn kì í ṣe nǹkan tí eeyan lè fi ṣeré ni. So orí máa ń fọ́n mi gan. Ǹkan tó ma tí jẹ pé gbogbo ìgbàgbọ́ tí ó bá dé wá sí yàrá mi, ó máa rí ògùn orí fífọ́. Èmi ò jẹ́ kí ń fi ògùn orí fífọ́ ṣeré rárá rárá. mÓ máa mún ògùn orí fífọ́ sọ́dọ̀ ni dáadáa gan mo mọ̀ ọ́n, ògùn orí fífọ́ sọ́dọ̀ ni.

Èmi ò dẹ̀ ní orúkọ inagijẹ o. Torí kí ṣe ìsàlẹ̀ ni wọ́n bí wa sí. Gbogbo àwọn ẹyan tan wa nibi sìsàlẹ̀ ni wọ́n máa ń ní irú àwọn orúkọ yẹn. Òótọ́ ká tí mi ò jẹ̀ ní orúkọ wọ́nyẹn nìyẹn, mi ò dẹ̀ ní orúkọ Naijiria rárá. Wọ́n kàn máa ń ṣe àwọn nǹkan díẹ̀díẹ̀ ni. Ọ̀pọ̀ àwọn nǹkan tó lè ṣe pàtàkì on ni won máa ń fi síwájú tó. Òn tọ́ fá tí mi ò dẹ̀ ní orúkọ ìná gije yẹn nìyẹn. Orúkọ mi tí wọ́n dẹ fún mi láti ọjọ́ ọbí mi, orúkọ yẹn nìkan ni mo máa ń lò. So tí mo bá dẹ̀ ní orúkọ ina íje kan, èmi ò de mọ́ gan-an. Torí mi ò dẹ̀ tí ì gbọ̀ri gan nígbà tí ẹnìkan pè mí ní orúkọ báyẹn rárá.

Oúnjẹ pínpín kì í ṣe pé ǹkan tí ó dẹ dára nì. Oúnjẹ pínpín ǹkan tó dẹ wà pàtàkì nì. Torí àṣìkò tá a wá rí àwọn èèyàn gan, wọn dẹ rí ààyè láti jẹun torí àwọn èèyàn ǹkan tó n ṣẹlẹ̀ kì í ṣe ǹkan kékeré nì, kò dẹ ṣó ọ lọ́wọ́ àwọn èèyàn. So àwọn owó yìí kì í ṣe pé ǹkan tí ẹyaan dẹ máa-- kì í ṣe pé ǹkan tó dẹ wà easy kí ẹ̀yán máa rí ni. So ǹkan tó fàá, tó dẹ wà pàtàkì nì yẹn kí á máa pín oúnjẹ pẹ̀lú àwọn èèyàn torí ẹlo nbẹ tẹ́ẹ́ gbẹ́ gan, ó máa rí látara kò dẹ ti jẹun kankan tán. Wọ́n sì ní òde ló ń jẹ àwọn oúnjẹ rẹ yìí ó dẹ pokù fún ẹ. So o lè fi irú oúnjẹ yẹn, o lè fi irú oúnjẹ yẹn ṣe fún àwọn èèyàn kò dẹ pín pẹ̀lú ẹni tí ó dẹ ní oúnjẹ. So mo máa ń pín oúnjẹ mi dáadáa, mo dẹ fẹ́ràn kí n máa pín oúnjẹ mi pẹ̀lú àwọn èèyàn.

Orin tí gbogbo ìdílé yín mọ̀ mọ̀dẹ́dẹ́ ni kò lè ju orin, orin, eh, Davido lọ torí àwọn nǹkan, àwọn tí a máa ń gbọ́ nísìnyí ni. Torí gbogbo ìdílé, ìdílé wa kò lè ní, kò lè sí ẹni tó máa ní kò lè mọ Davido, kaluku mọ Davido. So orin ẹ̀ bọ́yá ìkan nínú àwọn orin rẹ̀. Tí ẹ bá mọ gbogbo orin rẹ̀ gan-an, èeyan ó máa mọ orin rẹ̀ ẹyọ́ kan. So gbogbo àwọn ìdílé wa, orin tó mọ̀ àti orin tó máa ń gbọ́, orin tí kaluku lè mọ̀ ni orin Davido yẹn. Torí ọ̀ní, ẹni tí a máa jẹ pé ọmọ kéékèé kan tó bá bílẹ̀ rẹ̀ ṣe ó mọ orin Davido. Ó máa sọ orin náà fún ẹ. So orin tí mọ̀ mọ̀ níyen o.

Aṣọ tí mo fẹ́ràn kí n máa wọ̀, óun ní mo dẹ̀ fẹ́ràn kí n máa wọ polo àti jeans. Kíni mo dẹ̀ fẹ́ràn kí n máa wọ̀ aṣọ yẹn dáadáa torí aṣọ jẹ́ bí kí ń bá wọ̀ ni, ẹ̀yin máa wà free, kò dẹ̀ ní máa gàyàn láàmú. So, bíru áṣọ báyẹn mi dẹ̀ kí n ṣe pẹ̀lú òun, mo dẹ̀ fẹ́ràn kí n máa wọ̀ irú aṣọ báyẹn dáadáa. So, aṣọ tí mo fẹ́ràn kí n máa wọ̀ níyen mi dẹ̀ kí n ṣeré pẹ̀lú wíwọ rẹ̀. Bí mo bá tẹ owó gan báyìí mo fẹ́ ra àwọn polo àti jeans yẹn bọ̀ ṣùgbọ́n bí mo ṣe wà yìí kò dẹ̀ sí owó dáadáa lọ́wọ́ mi. Ìgbẹ́ tọ́pà tí mo dẹ̀, tí mo dẹ̀ fi ní àwọn aṣọ yẹn níyẹn. Bọ̀ ṣùgbọ́n tí owó bá dé ọwọ́ mi báyìí, mo máa make sure ṣe mo dẹ̀ ra aṣọ polo yẹn àti jeans torí kí n bá dé máa wọ fàrá mi.

Ẹ̀mi, ẹni tí mo de kí n fi òfin ṣeré rárá o. Mo máa ń tẹ̀lé òfin yàrá ọkọ̀ gidi gan-an ni. Torí kò de yẹ́ kí eyan máa fi òfin ṣeré. Bí tí ẹ̀ n bá ń tẹ̀lé òfin ọkọ̀, tó omáa jẹ́ kí ẹ̀ yan àfoidi ìjàmbá. Ídè jẹ́ kí ìbà ìjàmbá ṣẹlẹ̀. Torí tí wọ́n bá ti ní ǹkan òfin ni, kò de yẹ́ kí ẹ̀eyan máa fi òfin ṣeré. Ànd òfin yii tí wọ́n bá ti ẹ̀ ní gan-an òfin ọkọ̀, òfin ọkọ̀ kíì ṣe ǹkan tí ẹ̀eyan lè fi ṣeré rárá o. Ẹ̀mi mi ò de kí n fi àwọn òfin méjèèjì yii ṣeré rárá rárá. Mo máa ń tẹ̀lé wọn gan-an ni. Mo máa ń ṣe àwọn nǹkan tó dẹ́ wọn pàtàkì pẹ̀lú àwọn òfin yìí ni. Kò de kí n ṣeré pẹ̀lú wọn rárá. Òfin nǹkan tó dẹ́ dà kí ẹ̀eyan máa tẹ̀lé ni. And ti wọ́n bá dẹ̀ ti ní òfin ọkọ̀, torí ọkọ̀ kíì ṣe ǹkan tí ẹ̀eyan lè fi ṣeré ni. Torí ọkọ̀ lè pa ẹeyan. Àwọn ìjàmbá púpọ̀ wọn dẹ́ wà lára rẹ̀. So kò de yẹ́ kí ẹ̀eyan máa fi òfin ọkọ̀ ṣeré rárá gan-an.

Ah, bẹ́ẹ̀ ni o, mo jẹ mọ ìtumọ̀ orúkọ mi. Òrúkọ mi, orúkọ tó dáa ni. Ó dé ni ìtumọ̀ kan, ìtumọ̀ gidi. Sulaimon lorúkọ mi. Òtúmọ Sulaimon yẹn, òní pé ó dé máa ń túmọ̀ o-o-olóyè. Olóyè ni ìtumọ̀ orúkọ mi ni, olóyè ni ní, ọba ni mi orúkọ Ah, orúkọ tí mo sì fẹ́ràn dáadáa ni. Torí orúkọ tó jẹ pé kan, kì í ṣe káluku ni ló máa ń pé orúkọ yẹn. Àwon eeyah ti, wọn bá dé wà pàtàkì. Àwon eyan ń to Lorun ba ti ní, wọn máa lo orúkọ yẹn, àwọn ló máa ń lo orúkọ yẹn. Kì ṣe káluku ló lè ní irú orúkọ báyẹn. So ìtumọ̀ rẹ̀, ó máa ń túmọ̀ olóyè ni. Olóyè ni ìtumọ̀ orúkọ mi. Ọba, ọba Sulaimona orúkọ mini yẹn, ìtumọ̀ rẹ̀ ni yẹn.

Ah! Èmi ni mo dẹ̀ mọ́ bí àǹtí ń fọ́n dáadáa. Ah! Tí ẹ bá ti gbọ́, tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa fọ́n, èmi ni wọ́n dẹ̀ ń sọ nìyẹn. Ah! Mi ò lè kí n fi fọ́n ṣeré. Ọ̀h! Gbogbo àwọn èèyàn, gbogbo àwọn ènìyàn, àdúgbò wa ti mọ̀ mí. Gbogbo àwọn ọ̀rẹ́ mi, gbogbo àwọn ẹni tí à ń jọ ń ṣiṣẹ́, wọ́n dẹ̀ mọ̀ mí tí wọ́n bá ti jẹ pé nígbà ṣíṣe fọ́n ni, ọ̀h! Èmi ni kaluku ọmọ ọwọ́ ń bá. Mo dẹ̀ máa ń ṣe dáadáa. Kì í ṣe nǹkan tí mo lè fi ṣeré rárá nì. Nǹkan tí mo máa ń ṣe gidi gan-an ni. Kaluku ti mọ̀ mí, gbogbo, gbogbo olúmọ̀ mi, gbogbo olú, gbogbo àwọn ọ̀rẹ́ mi, gbogbo àwọn aládùúgbò, àwọn ọ̀rẹ́ mi níbi iṣẹ́ gan-an tí wọ́n bá ti gbọ́ pé nígbà fọ́n ni, èmi ni mọ̀ọ́mọ́ wà. Mi ò lè kí n ṣeré bẹ́ẹ̀ lórí ṣíṣe fọ́nù dáadáa. Nǹkan tí kaluku mọ̀ mí pẹ̀lú ẹmi yẹn, gbogbo àdúgbò wa, kaluku mọ̀ mí pẹ̀lú ilé yìí. Ọmọdé àtàgbà, kaluku mọ̀ mí.

Èmi bí mo ṣe máa ń dáàbòbo ára mi lọ́wọ́ ẹ̀fọn ni pé à, ilé ẹ̀fọn ni mo máa ń wọ̀. Ṣé ẹ rí, nẹ́ẹ̀tì ni yẹ́n, mi ò dẹ̀ kí n fi nẹ́ẹ̀tì ṣeré rárá. Mo máa ń wọ nẹ́ẹ̀tì gidi gan ni. Tí alẹ́ bá ti ṣú báyìí tí mo bá fẹ́ sùn, mo máa sọ nẹ́ẹ̀tì mi kalẹ̀ ni. Torí ti wọ́n bá ti sọ nẹ́ẹ̀tì yẹn nẹ́ẹ̀tì yẹn ka lè, kò dẹ̀ sí bí ẹ̀fọn ṣe máa wọ inú nẹ́ẹ̀tì mi. Kò dẹ̀ sí rárá. So bí mo ṣe máa ń sùn ni ẹ́. Mo máa ń sùn kí n bẹ̀rẹ̀ pa fàájì. Kò dẹ̀ sí bí máa ṣe máa, kò dẹ̀ sí bí máa ṣe máa sùn tí n ò dẹ̀ ní fi nẹ́ẹ̀tì mi sí, torí à, ẹ̀fọn kì í ṣe nǹkan tó dè dáa ni. Torí tí ẹ̀fọn bá ti gé ènìyàn jẹ báyìí, tí ẹ̀fọn bá ti gé ènìyàn jẹ báyìí, màlaríà ló máa ń fà. So, èmi ni ò dé kí n fẹ́ kí malaria mú mi rárá.

Ah! Bẹ́ẹ̀ni, mo máa ń rọrùn tí mo bá fẹ́ sùn, èmi ò dẹ̀ kí ń fi ríranù ṣeré, mo máa ń rọrùn gan. But ṣùgbọ́n, igbà mí ń bẹ tọ́jẹ́ pé tí mo bá tẹ̀tẹ̀ dé rí nǹkan tí mo bá fi fi rọrùn, mo máa ń sùn bá yẹn. But ṣùgbọ́n tí nǹkan tí mo bá, tí màá bá fi rọrùn bá wà, mo máa ń rọrùn, mi ò dẹ̀ kí ń ṣeré pẹ̀lu rí rọrùn. Ẹ̀lẹ́ga tí mo bá tiẹ̀ ti rí i bi àwọn pillow yẹn tí wọ́n máa ń soft dáadáa. Ah! Mi ò dẹ̀ kí ń fi rírorùn ṣeré tí mo bá ti fi wọ́n sórí mi báyìí, mo máa sùn gẹ́rẹ́gẹ̀n bí ọmọdé. So, ǹkan tó pa tí mo máa ń fi ń rọrùn yẹn, àmọ́ mo dẹ̀ fẹ́ràn kí ń máa rọrùn dáadáa tí mo bá ń sùn, torí kò dẹ̀ ní jẹ́ kí ọrùn dùn mí àbí kí orí máa fọ́yàn nígbà mi. Tí eẹ̀yan bá ti rọrùn yẹn, ǹkan tó dẹ̀ dáa ni.

Ọ̀nà jíjẹun wà, ó dẹ̀ yí padà dáadáa ni àgbádé wa o torí àwọn nǹkan tí wọ́n ní sínú oúnjẹ gan-an, oúnjẹ tó máa ń rà tẹ́lẹ̀ tó máa yú ẹ kò dẹ̀ ní yú ẹ. Àmì ènìyàn nǹkan máa jẹun bá yẹn ni kò sí ìtàn. Bí i kọ, kò sí, kò sí bí ẹ̀yin ṣe máa ṣe náà. Ṣé o máa para rẹ ni torí kò dẹ̀ ṣóúnjẹ? Ẹni ò dẹ̀ ní para rẹ̀ torí kò ṣóúnjẹ, tó bá ènìyàn tí máa ń gbé, bí kaluku ṣe ń gbé ìgbésí ayé rẹ nìyẹn, láti ibà náà. Kaluku máa ń ṣe àyọ́kẹ́lẹ́, àyọ́kẹ́lẹ́ ni torí à nìyẹn láti jẹun. Àn tó bá dẹ̀ ló gbọ́, nǹkan tó rẹ́ bá le ra fún ẹ bẹ ló máa ṣe, bó ṣe máa jẹ nìyẹn torí à oúnjẹ jíjẹ ó dẹ̀ yí padà dáadáa o. Ó dẹ̀ yí padà gan-an ni torí gbogbo nǹkan báyìí, gbogbo nǹkan ló ti wọ́n. Àmì ènìyàn gan-an kò dẹ̀ sí bí àwọn ènìyàn ṣe máa ṣe, àwọn ènìyàn nǹkan máa ń ló gbé sí ayé náà bá yẹn torí ìtàn. Ṣé o máa wá para rẹ ni torí nǹkan o rẹ́ ní para rẹ náà? Oúnjẹ sì ni èyí nì láti jẹun, nǹkan tó dẹ̀ ṣe pàtàkì ni.

Ah! Ǹkan tó máa ń rí ènìyàn lọ́wọ́ láti bẹ́ láyé bẹ́ẹ̀ lu ìríra ni kí èyàn máa jẹ oúnjẹ tó dẹda. Tí èyàn bá ti ń jẹ oúnjẹ tó dẹda, ó máa ń rí yan lọ́wọ́. A kì í exercise ìrí ìdárayá yìí. Ǹkan tẹ yo ki èyàn máa ṣe ni torí òun náà ó dẹda fára. A tẹ́ yan bá gbádùn gẹ́gẹ́ bí kí èyàn máa lọ ra ògùn bó ṣe wù ú. E yi láti lọ bá dókítà? Kí wọ́n dẹ yèèyàn wò kí wọ́n mọ ǹkan tó ń ṣe yàn. Tí wọ́n bá ti rí ǹkan tó ń ṣe yàn, wọ́n máa kọ ògùn fún èyàn kí èyàn lọ ra ǹkan. Ko si bí èyàn kò lọ báyẹn, èyàn kò lọ, lọ, à, èyàn kì í ṣe báyẹn. Kẹ́ se bí èyàn kò máa lo gbogbo ògùn tó bá rí báyẹn ni, à, èyàn jẹ́ kí ń ṣe àwọn nǹkan báyẹn ò. Èyàn ní láti ṣe nǹkan dáadáa. Kí ń ṣe nǹkan tó ṣe yẹ, nǹkan tó ṣe kí ń ṣe pàtàkì. Ó ṣe ye kí yan má ṣe àwọn nǹkan ni.

À, títà ǹkan ní ọjà, ǹkan tó dẹ̀ wà pérépéré nìyẹn, ǹkan tó dẹ̀ pọ̀ ní dáadáa ni. Mi ò dẹ̀ kí n ṣeré pẹ̀lú ǹkan tí ènìyàn máa ń ṣe. Rárá, rárárárá. Ènìyàn ní láti máa ta ǹkan ni. Tórí àwọn ǹkan púpọ̀ dẹ wà tí ènìyàn máa ń tà ni títì. Kò dẹ̀ sí ǹkan tó máa wà lọ sí títì tó dẹ̀ ní bá gbogbo ǹkan tó ń bá ń fẹ́, irú oúnjẹ tó ń bá ń fẹ́, wọn máa ń tà ní títì. So gbogbo àwọn nǹkan yìí, àwọn nǹkan tó dẹ̀ ṣe pàtàkì ni àti pé àwọn nǹkan tó dẹ̀ yẹ kí ènìyàn máa tà ni. So ènìyàn máa ń ṣe dáadáa níbi títà gbogbo nǹkan tí ènìyàn bá fẹ́ wà lórí títì. Ànd títì yẹn, àwọn oúnjẹ títì yẹn won ò dẹ̀ kí wọ́n dáadáa. Tí ènìyàn bá ti lọ ra oúnjẹ títì báyìí, ó máa ṣe dáadáa ni. So nǹkan tó dẹ̀ yà, nǹkan tó dẹ̀ ṣe pàtàkì nìyẹn. Ǹjẹ́ tó dẹ̀ yẹ kí ènìyàn máa ṣe nìyẹn.

Àwon ìṣe ìkonì lékò wón dè pò dáadáa, tórí ayé tí a ti e wa yí gan. Àwon nǹkan tí wón máa n kó àwon èèyàn lékò wọ́n dé epo gan-an ni. Àwon èèyàn ò ní láti máa sọ fun ẹni ìgbà nǹkan pẹ̀lú ojú ara rẹ̀ gan, àwon nǹkan tó n ṣẹlẹ̀ ó máa kọ́ ẹ lékò, ó máa jẹ kó mo pé àh ilé ayé kì í ṣe. Nǹkan tí ẹniyàn le fi ṣeré ni. Nǹkan tó dẹ́ ye kí eeyàn máa ṣe dáadáa ni, kí eeyàn wà pàtàkì pẹ̀lú ẹ. So, ẹ̀kọ́ tẹ́lẹ̀ ni mo máa n kó èèyàn lékò, tí eeyan bá n ṣe bálabàla, wọ́n wáa bí i le, wón wáa bí, àwon èèyàn o wáa bí ṣẹ́gbẹ́ ni pé lagbaja kò yẹ kó máa ṣe nǹkan báyìí. Ṣùgbọ́n àsìkò tá a wá yìí. Awon nǹkan tó máa rí gan pẹ̀lú ojú ẹ yen, àwon nǹkan yẹn wọ́n ti tó kí wọ́n kó ẹ lékò. Àwon nǹkan yẹn nìkan wọ́n ti tó kọ́ rẹ̀ kọ́ ẹ̀kọ́ lára rẹ̀. So, nǹkan tó máa n ṣẹlẹ̀ láyé ènìyàn. Kò dẹ́ sí nǹkan tí ẹeyàn le fi ṣeré pẹ̀lú àwon nǹkan yẹn.

Ijó jíjó níbi àjọyọ̀ ǹkan táwọn èèyàn máa ń ṣe dáadáa ni, èèyàn ò dẹ̀ lè fi ijó jíjó ṣeré rárá níbi àjọyọ̀ kọ̀ọ̀kan, ǹkan t'èèyàn lè fii ǹkan tó yẹ kí èèyàn máa ṣe dáadáa ní, àwọn èèyàn máa ń jó gidi gan ni níbi àjọyọ̀ torí ti ǹkan àjọyọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí, àwọn èèyàn ò lè fi ṣeré. Ah! Ìsín gan tó jẹ pé ebi, ebi gan èèyàn gan wọn de ní pé, pé kò wá ibi àjọyọ̀. Tẹ́yàn yẹn bá ti gbọ́ pé à, àjọyọ̀ ń ṣẹlẹ̀ níbi kan, gbogbo wọn máa ń sáré wá ni torí ebi, gbogbo ibi tí àjọyọ̀ bá sì wà báyìí, oúnjẹ máa ń wà nbẹ̀. So àwọn èèyàn máa jó dáadáa, àwọn èèyàn ẹni tó dé mọ̀ gan ó rí ó máa jó níbi àjọyọ̀ yẹn. Ebi ni, àwọn èèyàn ń bí ebi, bá ti wá, wọ́n máa jẹun ni, wọ́n máa jẹun lọ ní bi nǹkan náà ṣe wà níyẹn.

Ah, èmi ò dẹ̀ kí n fi software mi ṣeré o. Mo máa ń mójútó software mi dáadáa torí virus yẹn kì í ṣe nǹkan tó dẹ̀ dà fún software mi. Ǹkan tó fa tí mi ò dẹ̀ kí n fi antivirus ṣeré nìyẹn, só mo máa ń ṣe kí nǹkan yẹn kó dẹ̀ ṣe dáadáa. Èmi ò dẹ̀ kí n fi nǹkan yẹn ṣeré rárá. Software òun ní torí tí virus bá ti wọ software yẹn báyìí, software yẹn bóyá ó máa ti lọ nìyẹn o torí virus ó máa jẹ tán. Iyán yẹn ni. To ǹkan tó fa tí mo máa ń fi mójútó software mi nìyẹn. Tí mo bá ti rí pé virus-- antivirus tuntun bá ti wá báyìí, mo máa upload ẹ̀ sí system mi nítorí mi ò dẹ̀ fẹ́ kí virus kankan ó kó dẹ̀ disturb software mi.

Òkè odò tí mo fẹ́ràn jù, ìkan wà tó, tó ń bẹ ní ẹ̀yìn ìlú wa. Torí, à, òkè odò yẹn, à, mo dẹ fẹ́ràn kí má lọ síbẹ̀. Mo dẹ fẹ́ràn kí n má wo gbogbo òkè odò yẹn, kẹ́tẹ́kẹ́tẹ́ torí bí mo rẹ̀, ìgbà míì gan tí ìrọ̀lẹ́ bá ti ṣe báyìí, màá lọ jókòó síbẹ̀ ni. Kí n má bọ́ orin, kí n má wo gbogbo òkè odò yẹn. Tó, ọgbà mí rẹ̀, ìgbà míì gan tí wọ́n bá ti wo òkè, òkè odò yẹn tán, ọgbà kan bẹ tí mo máa lọ. Tó, mo lè lọ sí ọgbà yẹn kí n lọ jókòó síbẹ̀ yẹn ná. Torí gbogbo ibi méjèèjì, ibi tọ́ dẹ̀ dáálẹ́ kí ẹ máa lọ ni, àń, kẹ́tẹ́kẹ́tẹ́ mo dẹ fẹ́ràn kí n má lọ sí ibi méjèèjì. Àwọn ibi méjèèjì kéré tó ṣe ibi tí mo máa ń fi ń ṣeré ni. Mo máa ń lọ àwọn ibi méjèèjì dáadáa. Mi ò dẹ kí ń ṣeré bẹ́ẹ̀ dùn mọ́ rárá, rárá, rárá. Mo fẹ́ràn lílọ bẹ́ẹ̀

Mo dẹ̀ ga dáadáa, mo dẹ̀ ga gidi gan. Torí nínú àwọn ọ̀rẹ́ mi, mo dẹ̀ lè ní bóyá èèyàn kan ló dé ga ju mi lọ. Mo dẹ̀ ga gan ni. Mo ga ju àwọn èèyàn tí mo máa ń rí lójoojúmọ́. Mo gbọ àwọn-- mo dẹ̀ lè ní eighty percent àwọn èèyàn tí mo máa ń, máa ń pàdé lójoojúmọ́, mo dẹ̀ ga ju wọ́n lọ. So, ǹkan tó fá ti mo dẹ̀ mọ̀ pé mo dẹ̀ ga ni. So gíga mi ó dẹ̀ ga gan. Mo ga dáadáa. Torí bí mo ṣe sọ yẹn, nínú àwọn ọ̀rẹ́ mi èèyàn kan nìkan ló dẹ̀ ga ju mi lọ. So gbogbo wọn báyìí bí wọ́n ṣe wà yẹn, mo dẹ̀ ga ju gbogbo àwọn ọ̀rẹ́ mi lọ. Torí ìgbà míì gan àwọn èèyàn máa ń sọ̀rọ̀ nípa gíga mi, so mo dẹ̀ ga gan.

So, ẹran tí mo mọ̀, tí mo lè sọ nípa títan wọn ni pé àwọn ẹran màlúù kan bẹ́ẹ̀ tí a lè, tí ẹni tí mo mọ̀ kan máa ń tọ́jú wọn. So òun ló máa ń darí wọn, òun ló máa ń dá wọn. And àwọn màlúù yìí wọ́n lè le tó bí, um, mẹ́, mẹ́, mẹ́, wọ́n lè le tó bí ogún. Ògún ni àwọn màlúù yẹn so and bọ̀bọ́ yìí ó máa ń dá wọn dáadáa, ó máa ń mójútó wọn torí ẹni tó dẹ̀ ní àwọn màlúù nìkan ó máà, inú rẹ máa ń dùn torí bí bọ̀bọ́ yẹn ṣe máa ń bá mójútó àwọn màlúù ẹ. So bí nǹkan náà ṣe wà níyẹn, àwọn màlúù yẹn wọ́n lè máa tó bí ogún báyìí. Àn bọ̀bọ́ yẹn ó máa ń tọ́jú wọn ọdọọ dáadáa, kò dẹ̀ kí n fi ìtìtọ́jú wọn ṣeré rárá, ó ń tọ́jú gbogbo àwọn màlúù yẹn jù gán-an ni.

Ah, lérò mi àṣà tó yẹ kí n má lò. Ohun tó dẹ̀ wa pàtàkì kí n má lò ní àṣà dáadáa. Ó dẹ̀ yẹ kí èyàn má ní àṣà tó dẹ̀ ẹ da torí èèyàn dẹ̀ mọ ibi tó máa bá ara rẹ̀ ní ọjọ́ iwájú. Òun nkan tó fà kì í pé wọn, nkan tí ófa tó kí èyàn ní àṣà gidi gan-an nìyẹn. Torí àwọn àṣà tí ó dẹ̀ da, kò yẹ kí èyàn má lò irú àwọn àṣà yẹn. So, ǹkan tó fàá tí mò dẹ̀ fi wí t mi ò dẹ̀ kí n fi àṣà dídá seré nìyẹn. Àṣà yẹn, òun ni àṣà tó dẹ̀ wa pàtàkì jù. Àṣà tó yẹ kí èyàn ní ni kò yẹ kí èyãn má fi àṣà yẹn seré rárárárá. So, ǹkan tó fàá tí mi ò dẹ̀ kí n fi àṣà náà seré nìyẹn. Mò dẹ̀ fẹ́ràn kí n má lò àṣà yẹn dáadáa.

À, ìgbà tí mo lọ ìṣẹ́gun òde kẹ́yìn ó ti pẹ́ ò, torí èmi gan mi ò dẹ́ lè rántí ìgbà tí mo lọ ìsode-- ìṣẹ́gun òde kẹ́yìn torí ǹkan tó dẹ́ ti pẹ́ ni. Àsìkò yìí a mi ò dẹ̀, a mi ò dẹ́ kí ń ṣe ìṣẹ́gun òde dáadáa. So, ǹkan tó kọjá tó dẹ́ fi pẹ́ tí mo lọ sí àwọn ìṣẹ́gun òde yẹn nìyẹn. So àwọn nǹkan yìí kì í ṣe ǹkan ti eeyan lè fi ṣeré ni. So, mi ò dẹ́ kí ń fi irú àwọn nǹkan yìí ṣeré rará. Àwọn nǹkan tí mo fẹ́ràn kí máa ṣe dáadáa ni, mi ò dẹ́ kí ń fi àwọn nǹkan yìí ṣeré gan ni. So, mo máa ń lọ sí-- mi ò dẹ́ lè rántí ìgbà tí mo lọ ìṣẹ́gun òde dáadáa, but ṣùgbọ́n àsìkò yìí mo máa ṣàdúrà kí ìṣẹ́gun òde kan ṣẹlẹ̀ torí kí ń bá lè lọ ṣe ìṣẹ́gun yẹn dáadáa.

Àwòrán, àwòrán alàwàdà ni mo lè rántí pé mo máa ń wò dáadáa torí i fídíò àjọyọ̀ rẹ̀, ó máa ń jẹ́ kí inú mi dùn dáadáa. So torí bọ̀bọ́ yẹn ó máa ń ṣe àwàdà gan ni. Torí àwàdà tí tó máa ń ṣe kì í ṣe àwàdà kékeré ni. Mo gbọ́ pé mo fi fẹ́ràn kí n máa wo bọ̀bọ́ náà nìyẹn. Bọ̀bọ́ náà, bọ̀bọ́ tó ní àwàdà dáadáa ni. Bọ̀bọ́ náà àwàdà rẹ̀, àwàdà rẹ̀ ó dẹ̀ yàpá gan ni. Kì í ṣe nǹkan atẹ́yẹn lè fi ṣeré ni, so wọ́n máa ń ṣe nǹkan náà dáadáa. Mo lè fẹ́ràn kí wọ́n máa ṣe àwàdà rẹ̀ dáadáa níbi tí n fi àwàdà bọ̀bọ́ náà ṣeré rárá torí bọ̀bọ́ tó dẹ̀ ní pàtàkì láti ṣe ni mo máa ń fẹ́ràn bọ̀bọ́ yẹn.

Tọ, èmi mi ò dẹ́ fẹ́ràn jókòó ní ilé fẹ́rẹ́fẹ́ ní, nínú ọkọ̀ òfurufú kí è ṣe nǹkan tí mo le ní mo fẹ́ràn ni. So nǹkan náà mi ò dẹ́ fẹ́ràn rẹ̀, mi ò dẹ́ kí n ṣe dáadáa. No transcript Torí kí è ṣe, ǹkan tí ènìyàn le ṣe ní gbogbo ìgbà ni kí è ṣe, ǹkan tí àwọn ènìyàn le ṣe ní gbogbo ìgbà ni. So mi ò dẹ́, mi ò dẹ́ fẹ́ràn gan kí máa gun ọkọ̀ náà torí gbogbo ké ṣe tán. Ké ṣe gbogbo ìgbà ni mo dẹ́ le fẹ́ràn. Ìgbà tí mo bá wudẹ̀ gun ọkọ̀ yẹn tò, ǹkan tó dẹ́ wà pàtàkì láti ṣe ni, ǹkan tó fa tí mo máa ń fi ń gun ọkọ̀ náà nìyẹn. Ṣùgbọ́n èmi mi ò dẹ́ fẹ́ràn kí ma jókòó ní ilé fẹ́rẹ́fẹ́ nínú ọkọ̀ òfurufú yẹn, mi ò dẹ́ fẹ́ràn kí ma jókòó bẹ rárá, rárá.

Tọ, ìbẹ̀rù tí mo lé rànti pé mo ṣẹ́gun ní abẹ́rẹ́ torí mo dẹ́ n bẹ̀rù abẹ́rẹ́ dáadáa. Ṣùgbọ́n ìgbà tí mo rí pé gbogbo ìgbà tí àbúrò mi bá ń gba abẹ́rẹ́ kò dẹ́ kí ń sunkún. So, ǹkan tó fa tí mo fi ṣe ìṣẹ́gun rẹ̀ nìyẹn torí, à, èmi ìgbà yẹn mo máa ń bẹ̀rù abẹ́rẹ́ gidi gan ni o. Mo ń bẹ̀rù abẹ́rẹ́ gan ni. Mi ò dẹ́ kí ń ṣeré pẹ̀lú abẹ́rẹ́ bí bẹ́rù. Ṣùgbọ́n ìgbà yẹn, mo dẹ̀ rí àbúrò mi kò dẹ́ kí ń sunkún. So, àwọn ènìyàn máa ń má ní, "Oò rí àbúrò rẹ kò dẹ́ kí ń sunkún fún abẹ́rẹ́, ìwọ ló máa ń sunkún fún abẹ́rẹ́." So, ǹkan tó fa tí mi ò dẹ́ kí ń fi, ǹkan tó fa tí mo bẹ̀rẹ̀ sí máa gba abẹ́rẹ́ rẹ̀ ni ìyẹn. Láti ìgbà yẹn, mi ò dẹ́ kí ń bẹ̀rù abẹ́rẹ́ gbígba. Láti ìgbà yẹn, mi ò dẹ́ kí ń bẹ̀rù rẹ̀ rárá.

Ah! Bẹ́ẹ̀ni o, mo dẹ̀ ní ètò àbọ̀ kọ̀mpútà torí, ah! Àtíkò táwà yìí kò dẹ̀ sí, bẹ́ẹ̀ ni wọn ṣe máa ní kò dẹ̀ ní kọ̀mpútà nàú. Ó yẹrí kí a ní kọ̀mpútà torí, ah! Bí ilé aye yìí se ń lọ tí ẹeyan ò bá dẹ̀ mọ̀ ǹkankan nípa kọ̀mpútà. Ènìyàn yẹn, ah! Ìgbẹṣi áyẹ̀ re ọ́ máa ní àwọn, àwọn, àwọn, àwọn ǹkan tí ó dẹ̀ dára torí kọ̀mpútà yìí kì í ṣe ǹkan tí ènìyàn lè fi ṣeré ni. Àsíkò táwà yìí, èèyàn ní láti ní ìmọ̀ kọ̀mpútà torí ìmọ̀ yẹn, ǹkan tó dẹ̀ dára ní. Gbogbo àwọn ǹkan tí ènìyàn máa ń ṣe ní àsíkò yìí ò dẹ̀ ní láti ní kọ̀mpútà ní àwọn ǹkan yẹn. Torí ètò àbọ̀ kọ̀mpútà yẹn tá ń sọ yìí, ǹkan tí mi ò dẹ̀ kí ń fi ṣeré ni. Ǹkan jẹ́ pé mo dẹ̀, mo dẹ̀ ní àwọn ètò yẹn dáadáa ni. Àwọn ètò yẹn wọ́n dẹ̀ ṣe pàtàkì láti ní. Kò dẹ̀ ye kí a máa fi àwọn ètò kọ̀mpútà yẹn ṣeré rárá.

Èmi ò dẹ̀ kí n fi aṣọ mi ṣeré rárá mo máa ń tọ́jú àwọn aṣọ mi dáadáa gan ni. Torí èmi àwọn, àwọn ẹ́ tí wón máa ń sọ, àwọn ẹ́ tí wón máa ń fọ aṣọ gan ní àdúgbò wa bí mo ṣe rí, bí mo ṣe rí, bí mo ṣe rí bí wón máa ń ṣe fọ aṣọ. Àbí ò dẹ̀ kí n fọ aṣọ dáadáa o. Wọ́n dẹ̀ lè ba aṣọ mi ẹ̀yàn jẹ. Èmi sì ni mi ò dẹ̀ kí n fi aṣọ mi ṣeré. Ǹkan táwò tí mo máa ń fi fọ aṣọ mi fún ara mi nìyẹn. À aṣọ tí mo bá ti fọ fún ara mi, mo máa ń jẹ́ gbé, mo máa ń, mo máa ń jẹ́ kí n mọ̀ pé à mo dẹ̀ sí ètò bí mo ṣe máa yọ̀nù aṣọ mi nìyẹn. So, mi ò dẹ̀ kí n fi aṣọ mi ṣeré. Mo máa ń tọ́jú aṣọ mi gan ni. Ohun kankan tó máa jẹ́ kí aṣọ mi ní ǹkan tí ò dẹ da, mi ò dẹ̀ kí n fi ǹkan náà ṣeré. Rárá, rárá mi ò dẹ̀ kí n mú ǹkan náà sí ibi tí aṣọ mi wà. So mo fẹ́ràn kí a máa fi aṣọ mi ṣe ǹkan tó da gidi gan ni.

À, báwa ṣe máa ń kí àwọn tí a bá pàdé lọ́nà ní? Sálámà la máa ń máa ṣe. Tí a bá ti bá èyàn ṣe as-salamu alaykum báyìí, ènìyàn máa ṣe wa alaykum as-salam padà. Báwo ni ṣe máa ń kí àwọn èèyàn tí a bá pàdé lọ́nà ní? Ìgbámi to bajẹ pé kí èèyàn bi àárọ̀ ni, àma kí ẹni náà pé a ẹ̀kaárọ̀ ó ṣe dáadáa ni. Tí a bá ti jẹ pé ọ̀sán ni, a lè ní ẹ̀kásàn. To bá ti jẹ pé alẹ́ ni, a máa ní èkálẹ̀. Ṣùgbọ́n gbogbo ìgbà báyìí, àsìkò tá wá yìí tí èèyàn bá ti ṣe sálámà fún èyàn, kò dẹ need láti máa kí èèyàn pe ẹ̀kaárọ̀ ò, àbí ẹ̀kásàn, àbí ẹ̀kálẹ̀. Tí a bá ti pàdé èèyàn báyìí, òun kò máa ṣe sálámà fún, ó máa ni á as-salamu alaykum, ẹni náà ó máa dáhùn pé wa alaykum as-salam. So bí mò ń ṣe máa ń kí àwọn èèyàn nìyẹn tí mo bá pàdé wọn lójú ọ̀nà.

Mo tọrọ ni pé gẹ́gẹ́ kíá mi ò dè mọ nípa ìdúgbò oko dáadáa, so mi ò dè ní àlàyé tí mo lè ṣe púpọ̀ nípa ìdúgbò oko. Ṣùgbọ́n mo máa ń gbọ́ tí àwọn èèyàn mi máa ń sọ̀rọ̀ nígbà yìí pé ìdúgbò oko yẹn wọ́n máa ń wà ní ibi ẹ̀yìn ìlú ni. So àwọn èèyàn máa ń lọ ní àárọ̀ ni. Tí wọ́n bá ti lọ láàárọ̀, wọ́n máa dé ní ọ̀sán. Ṣùgbọ́n èmi, mi ò dè ní àlàyé nípa ìdúgbò oko yẹn dáadáa torí ibi kéékèèké tí wọ́n máa ń lọ sí oko ni. Ǹjẹ́ tó pa tí mi ò lè fi ní àlàyé nípa ẹ̀yin yẹn. Ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n bá, àwọn èèyàn tó dè mọ̀, wọ́n máa ń ṣàlàyé bẹ̀rù ẹ dáadáa gan.

Ọjọ́ ìbí àwọn ìdílé wa, nǹkan tó dẹ́ pọ̀ tó dẹ́ yìí pọ̀ dáadáa nítorí mo dẹ̀ lé ní èmi. Wọ́n dẹ̀ bi mi sí ọjọ́, ọjọ́ Àlàmísì wọ́n dẹ̀ bi mi sí, so ọjọ́, ah, ẹ̀gbọ́n mi mi ò dẹ̀ lé rántí ọjọ́ tí wọ́n bí ẹ̀gbọ́n mi, àbúrò mi náà mi ò dẹ̀ lé rántí ọjọ́ tí wọ́n bí wọn. So èmi, tèmi nìkan ni mo lè mọ̀ nítorí tèmi ọjọ́ Àlàmísì ni wọ́n dẹ̀ bi mi sí. So bí ǹkan náà ṣe wà níyẹn. Torí mi ò dẹ̀ bẹ́ẹ̀ rè, mi ò dẹ̀ bẹ́ẹ̀ rè pé ọjọ́ wo ni ke ti ẹ ṣé kálúku ní wọ́n dẹ̀ mọ ọjọ́ ìbí ẹ àbí ọjọ́ ìbí àwọn ìdílé yàn kẹ ṣe kálúku lọ́ dẹ̀ mọ irú àwọn ǹkan yìí. So.

À, bẹ́ẹ̀ ni now, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn torí ìgbà míì nbẹ́ tọ́jọ́ pé gan o. Ò lè mọ bóyá ó ọ̀dẹ̀ mọ ibi tó ń lọ. Àn, asiko ta wá yìí, tó bá mọ ibi tó ń lọ, tó bá ti pàdé àwọn ènìyàn kí wọ́n júwe fún ẹ, wọ́n máa júwe fún ẹ. Ṣùgbọ́n ìgbà míì dẹ́ tun pé o lè ìpàdé àwọn ènìyàn tí jiṣe àwọn ènìyàn gidi, ṣùgbọ́n wọn ò lè júwe ibi tó ń bá ń lọ fún ẹ. Tọ́ọ́mọdé lè máa júwe ibìkan fún ẹ ni, so nǹkan tó bá ti yàn láti, ẹ̀yán ní láti mọ nǹkan tó ń ṣe, ẹ̀yán ní láti ní kó jókòó kó dẹ́ ẹ mọ nǹkan tó dẹ́ ẹ mọ nǹkan tó ń ṣe. Àìníkẹ́ṣe kálù ku ni o máa ń bèrè kí wọ́n júwe ọ̀nà fún ẹ. Tọ́ọ́ wá wò, wá wò pé, à, lágbájá èèyàn dáadáa ni, wá wò pé èèyàn ṣì wà. Kó tó bẹ̀re ọ̀nà lọ́wọ́ ènìyàn, tí ó bá ṣe bẹ́ẹ̀, àwọn ẹlòmíràn máa fi ọ̀bọ lẹ́ẹ́rẹ́ ṣeré. Wọn ò dẹ̀ ní, wọ́n ò dẹ̀, wọ́n ò dẹ̀ lè júwe dáadáa fún o torí àwọn nǹkan yẹn se wà nìyẹn.

Bọ́ọ̀lù gbígbá ládugbó ńkọ́ tó rẹ̀ dá ni, tó rẹ̀ dáadáa ni àwọn èèyàn kò mọ̀ pé kí ni fi bọ́ọ̀lù gbígbá ládugbó ṣeré. Àwọn èèyàn máa ń gbádùn láti gbá bọ́ọ̀lù torí ìbè elégan ní àṣálẹ́ yẹn tí ìrọ̀lẹ́ bá ti ṣe báyìí. Ó dẹ̀ dà wá bí kí wọ́n máa lọ gbá bọ́lù jẹ. Torí bọ́ọ̀lù yẹn kìí, bọ́ọ̀lù gbígbá èyí kìí ṣe nǹkan kékeré ni. Ó máa ń jẹ́ kí àwọn èèyàn, tí èèyàn bá ṣẹ̀wá pé èèyàn tuntun ni ládùúgbò, gbogbo ibi tí wọ́n máa tí ń gbá bọ́ọ̀lù jẹ, àwọn èèyàn máa tí ń gbádùn. Àwọn ọkùnrin nìyẹn o. Tọ̀, àwọn èèyàn máa ń ṣe àwọn ọ̀rẹ́ púpọ̀ dáadáa níbí bọ́ọ̀lù gbígbá yìí. Torí mo ṣé wáyé gẹ́mínà mi lẹ́kín fi bọ́ọ̀lù gbígbá yẹn ṣeré ní àdúgbò nígbà feran kí a máa gbá bọ́ọ̀lù yìí. Ìrọ̀lẹ́ yẹn dáa dáadáa.

Rárá o, kò lè sí bí tó dé èyí padà níbí. Kò lè sí bí tó dé yìí padà ní àgbádé wa. Ṣùgbọ́n mo lè ní boyà ọjà, ọjà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ládùúgbò wa. Òhun nikan ni mo dẹ̀ lé ní ǹkan tó dé yìí padà torí ijọba kò dè mú ojú tó àwọn ará ilú ní ibi táwà wà yió. Kò dè sí ǹkan tó dè kàn ijoba pẹ̀lú bí àwọn ará ilú ń ṣe ń gbé ìgbésí ayé wọn. Ǹkan tí ìjọba ma nipé àfi kí wọ́n máa kó owo jẹ, ṣó kò dẹ̀ lé, kò dẹ̀ lé ri bí kan tó dẹ̀ ní ó dẹ̀ yìí padà ní àgbádé wa tó dẹ̀ ju ọjà tuntun yẹn tí wọn kọ́ lọ. Àn ọjà tuntun yìí gan-an awon eyan tí wọ́n bá dẹ̀ ti wá àgbàdá fún bí ọdún márùn-ún, àwọn ni wọn lè mọ̀ pé ki wọn dẹ̀ ti kọ́ ọjà tuntun yẹn. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá, gbogbo ẹni tó bá ti wá àgbàdá wa fún ọdún mẹ́rin sí márùn-ún tó kọjá, ó dẹ̀ mọ̀ nípa ibi ọjà tuntun yẹn.

Nǹkan tó le lè fi lé àwọn ọmọdé lọ́wọ́ nínú àṣà ni pé a ká lè fi ìwà. Ìwà yẹn ó dẹ̀ ní pàtàkì àti ìwà àti ìmọ̀ àtẹ́kọ̀. Torí ẹ̀kọ́ yẹn, ah, ẹ̀kọ́ nǹkan tó lè ṣe pàtàkì tí ẹ lè kí ẹ fi sí àwọn ọmọdé lọ́wọ́ ni. Torí tí wọ́n bá, tí wọ́n bá lẹ́kọ̀ ní aṣìkò tá a wáyé, ah, ǹkan ti bàjẹ́. Nǹkan ti bàjẹ́ torí àwọn ọmọ kan tí wọ́n kọ́ lẹ́kọ̀ gan, bó ni wọ́n ṣe máa ń ṣe ìgbésẹ ayé wọn. Ka wá tún lọ ní pé ọmọ tí ó dẹ̀ lẹ́kọ̀ rárá, ah, ǹkan yẹn kì í ṣe ǹkan kékeré ni o. Kì í ṣe ǹkan kékeré rárá. So nǹkan tó lè rẹ̀ ká fi lẹ̀ fún àwọn ọmọdé ni ẹ̀kọ́. Ba tí fi ẹ̀kọ́ lẹ̀ fún wọn, ẹ̀kọ́ àti ìmọ̀ àti iṣẹ́ ọwọ́. Ba tí lè fi àwọn nǹkan yìí lẹ̀ fún wọn, a dẹ̀ ti fi ǹkan tó lè dára lẹ̀ fún wọn.

Wọ́n sì máa ń ṣe àjọyọ̀ tẹ́lẹ̀ àti wọ́n tí máa ń ṣe ní ìsìn, mi de ṣe nǹkan tó fẹ́ jẹ torí, àjọyọ̀ tá awọn èèyàn máa ń ṣe ní ìsìn, wọ́n máa ń ná owó gan ni. Tẹ́lẹ̀ ni tí èèyàn bá fẹ́ ṣàjọyọ̀ kò lè ṣe owó díẹ̀ le èèyàn ọ́ kan nà. Àjọyọ̀ yẹn wọ́n dè lè ṣe fún ọjọ́ kan àbọ́ ọjọ́ méjì ṣùgbọ́n àwọn àjọyọ̀ iṣìn wọ́n jẹ́ lè lo ọ̀sẹ̀ kan, láti ọ̀sẹ̀ kan ni wọ́n máa ń ṣe àwọn àjọyọ̀ yẹn. Wọ́n máa ń ṣe Mothers Day, wọ́n máa ń ṣe Arabian Night, wọ́n máa ń ṣe Bride Shower, wọ́n máa ń ṣe Girls Day, wọ́n máa ń ṣe Cowry Day, wọ́n máa ń ṣe gbogbo. Bo se máa ń ṣe wọ́n lò ní, nnkan tọ́ pa tí wọ́n àjọyọ̀ iṣìn, àjọyọ̀ iṣìn owó ni wọ́n máa ń ná dáadáa o kí í ṣe bí àjọyọ̀ tẹ́lẹ̀. Àjọyọ̀ tẹ́lẹ̀ ti èèyàn bá ti ṣe, tí èèyàn bá ti ná owó fún ọjọ́ kan sí méjì, ó ti ṣe tán ṣùgbọ́n ní ìsìn, a máa ná owó pupọ̀ o.

So àwọn ǹkan tí wọ́n máa ń lò fún ohun èlò orin ìbílẹ̀ mìíràn ni pé gbogbo ìgbà yẹn àwọn ǹkan ṣẹ̀kẹ̀rẹ̀ àti mi ò dé lè rántí àwọn yó kù náà but ṣùgbọ́n ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn ó dé wá ń bẹ. Àwọn ohun kan tó dẹ̀ ṣe pàtàkì nínú ẹ̀ ni pé ohùn, gbogbo ẹni tó bá dẹ̀ ní ohùn, òun ni ó máa ń ṣe gbogbo àwọn ǹkan yẹn. So ohùn ló dẹ̀ ṣe pàtàkì nígbà yẹn. Àwọn ẹni tí wọ́n bá ń lo ṣẹ̀kẹ̀rẹ̀ náà, àwọn náà ló máa n wá bẹ, wọ́n máa lo gbogbo ṣẹ̀kẹ̀rẹ̀ tó ye kí wọ́n lò fún àwọn ǹkan náà. So bí gbogbo àwọn ǹkan yìí ṣe wà níyẹn, bí wọ́n ṣe máa ń ṣe gbogbo àwọn ohun èlò orin ìbílẹ̀ mìíràn nìyẹn. Torí bí àwọn èèyàn ṣe máa ń ṣe, káalù ku wọ́n dé ń mi bí wọ́n ṣe máa ń ṣe ti ìbílẹ̀ wọn.

Bí mo ṣe máa ń gbọ́ orin ni pé, ìgbà mí mo máa ń lo airpod tí mo bá fẹ́ gbọ́ orin, ìgbà mí mo ma-- earpiece ni mo máa ń lò kí n sì gbọ́ orin. À- ìgbà mí ń bẹ tó jẹ pé mo kàn lè lo, mo kàn lè tan orin náà láti speaker kí máa gbọ́. So bí mo ṣe máa ń gbọ́ orin yẹn. Ṣùgbọ́n, gbogbo ìgbà mó máa ń fi, mó máa ń fi, ehn, speaker gbọ orin, ohun ni mo máa ń lò jù. Torí tí mo bá fẹ́ gbọ́-- tí mo bá fẹ́ lọ lo earpod kí ń dẹ̀ fi gbọ́ orin, tọ boyá mo dẹ̀, mò ń jáde lọ síbí kan ni. Tí mo bá fẹ́ jáde lọ síbí kan, ohun ni mó máa ń lo earpod kí ń dẹ̀ fi gbọ́ orin. So bí àwọn ǹkan yí ṣe wà níyẹn, kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń lo earpod mi àbí earpiece gbogbo ìgbà tí mo bá wà nínú ilé báyì mo máa ń lo ehn, speaker ni, torí tí mo bá lo earpod tí èèyàn bá sọ̀rọ̀ tàbí tí èèyàn bá pè mí, kò dé sí bí máa ṣe gbọ́.

Rárá o, emi ò dẹ̀ kí ń kọ lẹ́tà. Torí ta ni ń kọ lẹ́tà ní àsìkò ta wà yìí? Níbi ta wà nísìí, ayé ta wà nísìí, ta ló ní àyè láti máa, láti máa kọ lẹ́tà? Èèyàn lè tẹ̀ text message ni àbí kọ̀dẹ̀ pe eeyàn lórí fóònù. Gbogbo ǹkan tó dẹ̀ wà, gbogbo ǹkan tó máa ń yá ni yen. Torí ayé ìgbà yẹn tí wọ́n máa ń fín, ayé ìgbà tí wọ́n fi ń lo lẹ́tà yẹn gan torí kò dẹ̀ sí fóònù ni. Ṣùgbọ́n nísìnyí tó je pe fóònù wà kò dẹ̀ sí, kò dẹ̀ nídi kí ènìyàn má a, kò dẹ̀ nídi kí ènìyàn máa, kí ènìyàn máa kọ lẹ́tà kankan. So, à, èmi ò dẹ̀ kí ń kọ lẹ́tà ni bí mo ṣe wà yìí o. Tí mo bá ti fẹ́ sọ̀rọ̀ sí ìyàn, mo máa pe lórí fóònù ni àbí kí ń tẹ̀ send text message sí ìyàn. Ayé ta wà yìí gan tó jẹ pe WhatsApp ò dẹ̀ ti yà pa. WhatsApp làwon èèyàn máa ń lò nísìí bí wọ́n máa ń fi ń sọ̀rọ̀ sí ara wọn.

Bí mo n ṣe máa ń gbé gbọ́ ìró àwọn oníbàárà ni pé group kan wà tí ó jẹ́ pé gbogbo àwọn oníbàárà wa wọ́n dẹ̀ wà ní WhatsApp group náà. So ní group yẹn ni kaluku ó dẹ̀ máa ṣe àlàyé gbogbo èrò tó bá fẹ́ ṣe. So bí wón ṣe máà ń, bí wón ṣe máa ń gbọ́ àwọn èró oníbàárà wa nìyẹn. Torí gbogbo ẹni tó bá dẹ̀ ní àròyé tó fẹ́ sọ, ó máa sọ ní group náà. Tó bá sì jẹ́ pé nǹkan tí kò dẹ yẹ kí kaluku gbọ́ ni, a máa sọ̀rọ̀ lórí fóònù ni àbí a lè pàdé níbí kan. Torí a lè pàdé níbí kan kí a dẹ ṣe àlàyé gbogbo ǹkan tí a bá fẹ́ ṣe. So bí wón ṣe máa ń ṣe, bí wón ṣe máa ti gbọ́ ìró àwọn oníbàárà ni.

À, ìwà tó yẹ kí olórí eré ni ó dẹ̀ ní à ń jẹ ni ìwà tó yẹ pé ìwà tó da ni. Tí ẹ bá ti ní ìwà tó da, à kí ń dì ní òótọ́. Ó dẹ̀ kí ẹ wà tó ẹbí ẹni tó máa ń sọ òótọ́ ni, kò dẹ̀ kí ń parọ́. À gbogbo nǹkan tí ẹ bá fi lé lọ́wọ́ báyìí kò dẹ̀ kí ń mú nǹkan bẹ̀, kò dẹ̀ kí ń jalè àti irú àwọn nǹkan yẹn. Irú ìwà tó yẹ kí olórí eré dẹ̀ ní nìyẹn torí tí èyán ba dẹ́ ẹni wà dáadáa à tí wọ́n bá jẹ́ pé olórí ni ènìyàn náà, kì í tẹ́ ṣe nǹkan tó tẹ̀ dá fún àwọn arádúgbò ni àti àwọn ẹni tí wọ́n bá mọ̀. So ìwà dáadáa yẹn ó ní ó dẹ̀ ṣe pàtàkì kí olórí reré dẹ̀ ní. Ìwà dáadáa ó dẹ̀ ní pàtàkì gan ni. Kí ó dẹ̀ kò dẹ̀ yẹ kí iyan máa fi ìwà dáadáa ṣeré. Ìwà dáadáa kì í ṣe nǹkan tí èyán le fi ṣeré ni rará. Ó dẹ̀ kí iyan máa ṣè ìwà yẹn, ó dẹ̀ mọ̀ pé nǹkan tó da ni.

Àwọn nǹkan tí a máa ń pè ní orúkọ mìíràn ní ibòmíràn ohun ni pé ìgbà míì a lè máa pe bóyá a lè ní àń, ìrẹsì bí ìrẹsì báyìí. Bí wọ́n ṣe máa ń pè ìrẹsì kì í ṣe bí Kaluku ṣe máa ń pè ìrẹsì ní ibòmíràn ni, àwọn ẹlomiran máa ń pè ní ìrẹsì àbí rice. Tí a bá ti ní ká túń sọ pé àgbàdo báyìí, àgbàdo náà kì í ṣe orúkọ tí Kaluku máa ń pè àgbàdo niyẹn. Awọn ẹlomii máa ń pè ní masara àbí wọ́n lè pè ní maize. So gbogbo àwọn nǹkan báyìí, ó dé ọ́, ó dé ẹ ní bí Kaluku ṣe máa ń pè àwọn nǹkan wọn. So èmi bí wọ́n ṣe máa ń pè àgbàdo, mo máa ń pè àgbàdo ní àgbàdo náà. Ìrẹsì náà mo máa ń pè ní ìrẹsì bó ṣe yẹ kí èèyàn máa pè wọ́n nìyẹn.

Ìwé tó lè dúró ní ọkàn mi ní ìwé Spiders ati awon kan tí mo kà and ìwé yìí ó ti pẹ̀ tí mo ti kà ìwé yìí. Ìwé yìí mo dẹ̀ ká láti ìgbà tí mo ti wà ní primary and ìwé yìí dòní ó dẹ́wà lọ́kàn mi torí ìwé tó dé dùn ni mo dé gbádùn bí ìwé yẹn ṣe bẹ̀rẹ̀ àti bí ìwé yẹn ṣe parí. Torí mo lè rántí pé gbogbo ìgbà tí mo bá dẹ lọ sí library báyìí, ìwé yẹn ni mo máa ń kà ní gbogbo ìgbà yen. Mi ò de kí n fi ìwé kíkà yẹn ṣeré, mo máa ń kà we yen dáadáa ni torí mo máa ń gbádùn àti ká ìwé náà gidi gan. Mi ò de kí n fi ìwé kíkà náà ṣeré torí nkán tó dẹ́dá kí èèyàn máa kà ni kò yẹ kí èèyàn máa fi ṣeré.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara ṣara mi o dẹ́ kí n fi ìgbara ṣeré rárá torí ìgbara yìí nǹkan tó jẹ́ ó dá kí èèyàn máa para ní, ni joojoojúmọ́. Kò dà gan nínú ooru tí mo bá pa gbogbo ara mi, mo máa make sure se mo pa ẹsẹ̀ mi kí n de fi ìpara sí ẹsẹ̀ mi torí kí ẹsẹ̀ mi máa dẹ́ fúnfún, ó, mo máa ń pàrà dáadáa, mo máa ń fi ìpara ṣara dáadáa. Ìyẹn gan nínú òtútù, à nínú òtútù mo máa ń parà mi gan ni torí tí n bá pàrà báyìí, ó máa jẹ́ ká rà mi fùnfún ni. Oòrùn, ǹkan tó dè fà tí mo dẹ̀ kí n fi ìpara ṣeré níyẹn nínú òtútù. Nínú ooru nìkan ni mo máa ní mi ò dẹ̀ kí n pàrà mi dáadáa. Ṣùgbọ́n nínú òtútù joojoojúmọ́ mo máa ń parà.

Ẹ̀fọ́ tí mó máa ń jẹ dáadáa ni ẹ̀fọ́ rírò. Mo dẹ̀ fẹ́ràn kí n máa jẹ ẹ̀fọ́ rírò dáadáa, kí i ṣe nǹkan tí mo lè fi ṣeré nítorí ẹ̀fọ́ rírò yẹn nǹkan tó dẹ̀ dá kí èèyàn máa jẹni, torí ó máa ń jẹ́ kí ara ṣe dáadáa. À emí nǹkan tí mo fẹ́ yàn kí n máa jẹ ẹ̀fọ́ rírò pẹ̀lú ni, mo dẹ̀ fẹ́ràn kí n máa jẹ́ ní alẹ́ kí n dè fi ẹ̀bà jẹ ẹ̀fọ́ rírò yẹn. À emí mi dẹ̀ fẹ́ kí ẹ̀fọ́ rírò mi kó dẹ̀ máa lo mi. Mi ò fẹ́ kó máa lo mi rárá. Mo máa ń fẹ́ kí ẹ̀fọ́ yẹn kó dẹ̀ ṣe dáadáa ni kí n lè gbádùn àti jẹ torí nǹkan tó dẹ̀ dá kí èèyàn máa jẹni tó èèyàn gbọ́dọ̀ lè fi máa fi ẹ̀fọ́ yẹn ṣeré rárá torí bí nǹkan náà ṣe wà fún mi ni wọ́n máa ń gbádùn é dáadáa.

Ah! Bí mo fi máa ń san owó tí mo jẹun ni pé mi ò de kí ń fi gbèsè ṣeré. Bí ẹyan bá ti je owo, ó ni láti san ni. Torí tí ọ bá tiẹ san gan láye, o máa san lọ́run. So tí mo bá ti jẹ owó eeyan, mo máa n-- mo máa n-- mo máa make sure sí mo dẹ̀ san owó yẹn padà ni. Torí ìgbà mí gan tí mo, tí mio bá dè lówó, mi ò de kí ń jẹ owó ẹeyan tí mo bá ti mọ̀ pé mi ò de ní lè san owó yẹn, mi ò de kí ń jẹ owó náà. Torí gbèsè kì í ṣe nǹkan tó dẹ̀ dà kí yan máa jẹ ni. À hùn tó bá jẹ gbèsè dandan ni kó dẹ̀ san owó gbèsè yẹn. So o, un owó jíjẹ báyìí tí ẹyan bá ti jẹ, ó dẹ̀ dà kí ẹyan máa san padà. Torí ìgbà mí gan n bẹ tió bá fẹ́ lọ gba owó yẹn, bóyá èyí tó dẹ̀ gbà tó kọjá, o dẹ̀ san owó náà. So kò dẹ̀ sí bí wọ́n ṣe máa fún ẹ ní owó yẹn. Ǹkan tó fa tó dẹ̀ dà kí yan máa san gbèsè yẹn.

Bí mo ṣe máa ń kojú ìdénà ọkọ̀ ni pé mo máa ń kojú ẹ̀ sí iwájú, torí tí mo bá ti kojú ìdáná ọkọ̀ yẹn síwájú, ìgbà yẹn ó máa ń fún mi láyè láti rí gbogbo àwọn nǹkan tí mo bá fẹ́ rí. So, nǹkan tó fa tí mo dẹ̀ kí n fi ìdénà ọkọ̀ yẹn ṣeré nìyẹn. Mo máa ń jẹ́ kí n mọ̀ pé mo dẹ̀ sí ìdénà ọkọ̀ yẹn dáadáa torí nǹkan, àwọn nǹkan tó bá ní pàtàkì kò de ye ki eeyan máa fi àwọn nǹkan tó bá ní pàtàkì ṣere. So ìdénà ọkọ̀ ṣí ni nǹkan tó de ni, pàtàkì dáadáa ni. Kò de ye ki eeyan máa fi ṣeré rara. Ǹkan tó fa tí mi o dẹ̀ kí n fi ṣeré nìyẹn. Mo máa ń fi ṣe nǹkan tó dáa ni. Mo máa ń dé kódìẹ́ sí nǹkan tó dáa.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò kì í ṣe àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ tí wọ́n pọ̀ ni. Kodẹ̀ yẹ kí a máa lo àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ tó jẹ́ pé òdẹ̀ ní pàtàkì. Bí mo bá ti rí pé nǹkan kì í dẹ̀ ṣe nǹkan tó dẹ̀ ní pàtàkì dáadáa ni, irú nǹkan yẹn mi ò dẹ̀ kí ń ṣe, mo máa ń jẹ́ kó dẹ̀ kọjá ni. Tí nǹkan bá ti ní pàtàkì báyìí, mi ò dẹ̀ kí, mi ò dẹ̀ kí ń fi irú nǹkan yẹn ṣeré rárá. Mo máa ń jẹ́ kí ń ṣe nǹkan náà dáadáa ni. Kí n dẹ̀ ṣe, bó ṣe yẹ kí a máa ṣe àwọn nǹkan, irú nǹkan yẹn mi ò dẹ̀ kí ń fi ń ṣeré. Awon iṣè ìgbọ̀nsẹ̀ wo, gbogbo ẹ́ tí mo bá rí, òun ni mo máa ń lò torí àsìkò táa wáyé kì í ṣe pé, kì í ṣe nǹkan tó lè máa lò fún nǹkan mi ni. Mo máa jẹ́ kó dẹ̀ lò fún nǹkan tó dẹ̀ dá, tó dẹ̀ dára dada.

Báa ṣe ń gbé oúnjẹ kalẹ̀ fún àlejò kì í ṣe ǹkan tó dẹ̀ ní wàhálà àti sé o, torí tí ẹ́yan bá ti lálejò, àwọn àlejò yìí ń bẹ, àwọn àlejò imi ń bẹ tó jẹ́ pé èyàn máa ń bi wọ́n léèrè kí ni wọ́n fẹ́ jẹ kí èèyàn ṣe fún wọn. Àwọn àlejò imi sì ń bẹ tó jẹ́ pé gbogbo ǹkan tí wọ́n bá wá bá tí ẹ̀yàn ń ṣe, wọ́n ni wọ́n máa ń jẹ. So àwọn àlejò náà, àwọn àlejò tó dẹ́ wà, àwọn àlejò pàtàkì, eeyan máa ń gbé oúnjẹ fún wọn dáadáa ni. Èyàn máa ń gbé oúnjẹ fún wọn ní ibi tó dẹ́ da àti ibi tó yẹ kí ẹ̀yàn gbé oúnjẹ sí. Àwọn àlejò tí wọn báa dé ṣe pàtàkì dáadáa, èèyàn lè fi oúnjẹ sí gbogbo ino you gbogbo ibi tí ẹ̀yàn bá lè fi sí ni. Èèyẹn ò kò bá wọn gbé oúnjẹ sórí tébùù ni àti omi àti àwọn ǹkan tó yẹ kí wọ́n lò. Tí wọ́n bá ti dé, wọ́n máa jẹ oúnjẹ wọn ná, so báa ṣe máa ń sè oúnjẹ kalẹ̀ fún àwọn àlejò ni niyẹn.

Àwọn nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín ni pé àwọn eré àwàdà yẹn, àwọn eré àwàdà máa ń mú mi rẹ́rìn-ín dáadáa torí àwọn nǹkan tí mo máa ń wò dáadáa ni órí TikTok mi àti Instagram. Àwọn nǹkan yìí ni mo máa ń wò gidi gan. Mi ò de kí n fi, mi ò de kí n fi àwọn nǹkan yìí ṣeré. Àwọn eré àwàdà yẹn ó dẹ́, ó dẹ́ ní pàtàkì láti mọ keeyan mọ máa wò wọ́n. So mo máa ń wò wọ́n, wọ́n máa ń fún mi, wọ́n máa ń fún mi rẹ́rìn-ín gidi gan ni torí mi ò ṣe kí n fi gbogbo àwọn eré àwàdà yẹn ṣeré dáadáa. Mo máa ń wò wọ́n ni wọ́n máa ń, wọ́n máa ń wò wọ́n, wọ́n máa ń fún mi lẹ́rìn-ín dáadáa torí gbogbo nǹkan tó bá, tó bá máa pá e lẹ́rìn-ín nií àsiko ti a wá yii kí àwọn problem pọ̀ lójú àwọn ènìyàn, kò dẹ́ ye kí ẹni ọmọ máa fi irú àwọn nǹkan yẹn ṣeré. So nǹkan tó bá jẹ́ mi ò ṣe kí n fi àwọn nǹkan ẹ̀mí yẹn ṣeré nìyẹn.

Bẹ́ẹ̀ni, ìgbà mí tí mo bá wà nínú ọkọ̀ mo máa ń di ọjà, ṣùgbọ́n ki se gbogbo igba ni mo máa ń di ọjà mi bọ. Àwọn igba mi bẹ́ẹ̀ tọ́ pé eeyan láti di ọjà, torí àwọn ọjà tó bá ní pàtàkì mi ò dẹ́ lè fi wọ́n lẹ̀, eeyọn máa rà wọ́n kó máa dì wọ́n sí inú, ṣé ìrúgbà yẹn mo máa ń di ọjà, mo dẹ̀ kí n fi ọjà dídí ṣeré rárá. Torí tí wọ́n bá ti rárá nínú irú àsìkò yẹn, iru àsìkò yẹn nǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe ni mọ́ máa ń lọ di àwọn ọjà yẹn. Kí n máa dẹ̀ mu wọn nínú ọkọ̀ tọ́ ti ọjà yẹn, especially àwọn ọjà tó dẹ́ẹ̀ wà pàtàkì. Àwọn ọjà tó jẹ́ àpáàtàkì mọ́ n máa ń kó àwọn ọjà yẹn gidi gan ni, mi ò dẹ̀ kí ń fi irú àwọn ọjà yẹn ṣeré. Tọ́ gbogbo ọjà tí ó bá ní pàtàkì mi ò dẹ̀ kí ń gbé wọn dáadáa, àmọ́ ẹni tí wọ́n bá ní pàtàkì nìkan ni wọ́n máa ń kó sí inú ọkọ̀

Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Ìgbà àwọn ayé polio yẹn, gbogbo igba àwọn polio yẹn iṣẹ́ ọ̀fẹ́ la máa ń ṣe. Torí nǹkan tó jẹ pé nǹkan tó wà fún àwọn àdúgbò ni. So a máa ṣe àwọn iṣẹ́ ọ̀fẹ́ ni. Gbogbo àwọn task force polio yẹn bá ti wá, iṣẹ́ ọ̀fẹ́ la máa ṣe àti ìgbà mìí tí wọ́n bá dẹ̀bà ní wọ́n lè fún wọn ní nǹkan píńtìn. Torí to, ò lè máa rin làtàárọ̀ nínú orun. Sugbon tẹ bá parí, mo máa fún wọn ní nǹkan píńtìn ni, ìgbà mìí, mi dẹ̀ ní fún ẹ ní nǹkan kan. So irú iṣẹ́ bá yẹn àwọn iṣẹ́ ọ̀fẹ́ ni. So mo ti ṣe irú ife, iṣẹ́ ọ̀fẹ́ yẹn dáadáa. To bá jẹ́ pé nísìnyí gan, mi o de ní ṣe iṣẹ́ yẹn o. Mo ì jẹ̀ ní ṣe iṣẹ́ ọ̀fẹ́ nísìnyí o. Rárá torí a kò dẹ̀ easy o. Bí ayé ń ṣe lo yi kí ẹyan máa ṣe iṣẹ́ ọ̀fẹ́ káàkiri ki ṣe ǹkan tó dẹ̀ dání rárá.

Igbà tí àjọ jùnà owó ló ṣẹlẹ̀, ìbí tí ó ṣẹlẹ̀ sí bí ó dè ṣẹlẹ̀ sí àdúgbò wa. À, ǹkan tó ṣẹlẹ̀ ni wọn dè, wọn dè ń ná owó pupo, wọn dè fún àwọn ènìyàn lówó gidi gan ni. Torí gbogbo àwọn ènìyàn tí wọ́n dé ilẹ wá ní àdúgbò wa báyìí, gbogbo wọn kò dè ṣẹ́ni to máa ní kó dẹ rówo lọ́jọ́ yẹn. Káluku rowo o tó rí owó ni wọ́n ná ní ọjọ́ yẹn, wọ́n dẹ̀ ná owó gidi gan. Kì í ṣe ǹkan tí ènìyàn le fi ṣeré ni owó tí wọ́n ná lọ́jọ́ yẹn. Owó gidi gan ni wọ́n dẹ̀ ná, wọ́n dẹ̀ ná owó dáadáa gan ni. So, ǹkan tó fà tí owó náà fi ṣe àwọn nǹkan tó dẹ̀ dáa ni. So, àwọn ènìyàn rówo lọ́jọ́ náà o. Torí àwọn ènìyàn ṣẹ́ n gbàdúrà kí irú ọjọ́ yẹn kọ́ lè ṣí, kọ́ dè ṣẹlẹ̀ sí, kí wọ́n bà le rí irú owó tí wọ́n rí lọ́jọ́ yẹn. Torí àwọn ènìyàn ri òwò gidi gan ni o.

Àwọn ọ̀rẹ́ tuntun, àwọn ni àwọn ń tọ́ jẹ pé, n o dẹ̀ kí n fi ẹ́ ṣeré. Gbogbo ẹni tí o bá dẹ̀ kí n fi ẹ́ ṣeré, ọ̀rẹ́ tuntun ni àti pé ẹni tí o dẹ̀ kí n fi ìbànújẹ́ rẹ̀, gbogbo ìgbà tí o bá wà níbànújẹ́, òun náà a máa ń-- ọkàn rẹ máa ń bàje ni. Gbogbo ìgbà tí o bá wà nínú ìdùnnú, òun náà inú rẹ máa ń dùn ni. Ìgbàmì n be to je pé o máa need kí èèyàn rán ẹ lọ́wọ́. So bí àwọn ọ̀rẹ́ tuntun yìí, iṣẹ́ wọn ni ẹ, wọ́n máa rán ẹ lọ́wọ́. Wọ́n dẹ̀ ní, tí wọ́n bá tẹ-- tí wọ́n bá ti rí ẹ báyìí, wọ́n dẹ̀ mọ̀ pé à, làgbàja dẹ̀ ni, ìrànlọ́wọ́. So kò dẹ̀ sí tí wọ́n máa béèrè pé à, sé o dẹ̀ ní ìrànlọ́wọ́ ni àbí no? Wọ́n dẹ̀ ti mọ̀ pé bó ṣe o wà o, bó ṣe ó ń wò o, ó dẹ̀ mọ̀ pé o dẹ̀ ní ìrànlọ́wọ́ ni. So ní ìlú ìgbà yẹn, wọ́n máa ń rán ẹ lọ́wọ́ tó bí ẹ̀yọ̀ ọ̀rẹ́ tó dẹ̀ tó wà ní ìwà tí wọ́n ṣe, bí wọ́n ṣe wà ní ǹkan tí wọ́n máa ń ṣe ni àwọn ọ̀rẹ́ ni.

Tọ, bí ọjọ́ tí máa ń dùn ní agbègbè mi ni pé ọjọ́ ọdún nìkan ni, àbí ọjọ́ ọdún àbí gbogbo ọjọ́ tí àwọn nǹkan bá ń ṣẹlẹ̀ ni èèyàn lè máa ṣe agbègbè mi ṣó tí ọdún bá ti wá báyìí inú àwọn èèyàn máa dùn ni, àbí tí a ní boyá party nlà kan fẹ́ ṣẹlẹ̀, party tó jẹ́ yá pa, irú nǹkan yẹn tó bá fẹ́ ṣẹlẹ̀, ọjọ́ awọn èèyàn máa n dùn ni o. Ọjọ́, ọjọ́ yẹn ó máa dùn gan ni ní àgbègbè mi. So, irú àwọn ìgbà yìí ni àwọn èèyàn máa gbádùn torí ìtọ̀sọ́nì tí ó dẹ fẹ́ràn ọba, ọ̀pọ̀ èèyàn fẹ́ràn ọba jiju gan ni. So, irú ìgbà yìí ni àwọn nǹkan máa ń ṣẹlẹ̀ ní àgbègbè wa. So, irú àwọn nǹkan yìí, nǹkan tí àwọn èèyàn máa ń sé nìyẹn ni wọ́n máa fí ń gba fàájì bí sára.

Ìyá tó ṣẹ̀ṣẹ̀ bímọ kì í ṣe ìkánní máa ń fi ń seré ni. Èèyán máa ń tọ́jú ìyá tó ṣẹ̀ṣẹ̀ bímọ dáadáa ni. Gbogbo àwọn nǹkan yẹn máa ń ṣe fún ni. Boyá gbogbo nǹkan tó bá fẹ́ jẹ báyìí, gbogbo nǹkan tó bá di ti ára re dé niidi, ti ára re ń bùkátà kò bá lè dára yá. Bi áwon nǹkan yẹn, gbogbo ẹ́ ni wọn máa ń ṣe fún ni. Awon ìgbà yẹn, bóyá ìyá rẹ̀, mọ́mi ìyá tó ṣẹ̀ṣẹ̀ bímọ yẹn, won ọ máa wa dé kí wọ́n máa gbé pẹ̀ lú ẹ, àbí mọ́mi ọkọ rẹ̀. Mọ́mi ọkọ rẹ̀ lè wá gbé pẹ̀ lú ẹ àbí àgbàlagbà kan, torí gbogbo nǹkan ni wọn máa ń ṣe fún ni. Kì í ṣe gbogbo nǹkan tí ìyá ba ṣẹ̀ṣẹ̀ bímọ lè ṣe. Kì í ṣe ǹkan ní wọ́n máa ń je ko ṣe. Àwọn nǹkan yìí ni wọ́n máa ń se lẹ̀ fún ni. Kó de ṣí, wọ́n máa ń ṣe irú àwọn nǹkan yẹn fún mi. Oúnjẹ kgan, wọ́n máa dà oúnjẹ fún mi. So bí wọ́n ṣe máa ń ṣe, wọ́n máa wẹ̀ fún gan-an ni. Gbogbo àwọn nǹkan pupo ni wọ́n máa ń ṣe fún ni. Kì í ṣe ohun ló máa ń ṣe e fún rara ẹ.

Bẹ́ẹ̀ni, mo dẹ̀ fẹ́ran yíyàwòrán torí yíyàwòrán, ǹkan tó máa ń fún mi níí, ó máa ń jí kí inu dùn ní gbogbo ìgbà tí mo bá fẹ́. O yíyàwòrán báyìí, ó máa ń jẹ́ kí n gbádùn gbogbo ohun kan tó ń ṣẹlẹ̀ níí, níí, a níí, abada mi àbí ní ibi ká wà. So, ǹkan tó pa tí mo fi fẹ́ran rẹ̀ ni àti bí ǹkan tó pa tí mo máa ń fi gbádùn ǹkan náà nìyẹn. A mi ò dẹ̀ kí n fi ń ṣe dé ní gbogbo ìgbà tí mo bá ti gbọ́ bí yíyàwòrán fe ṣẹlẹ̀, mo máa ń ṣe gbogbo ohun kan tọ́ ye kí ń bá ṣe pẹ̀lú power mi ní kí n lè mọ̀ pé kíní o dẹ̀ ṣẹlẹ̀ dáadáa. So, mì oo dẹ̀ kí ń fi irú ǹkan náà ṣe ré, wọ́n máa ń ṣe irú ǹkan náà dáadáa torí ǹkan tó dẹ̀ dáa kí eeyan máa ṣe ni. Mo dẹ̀ fẹ́ran rẹ̀.

Ah! Bẹ́ẹ̀ni mi dẹ ní iwà tó dára, temi naa tí mo máa ń bá jẹun. Torí oúnjẹ jíjẹ ó dẹ̀ yẹ kí ènìyàn máa lo àwọn ìwà tó dẹ̀ dára fún oúnjẹ jíjẹ ni. Kí ì ṣe pé àwọn, àwọn ìwà tí ò dára. Àkọkọ nipe o yẹ keeyan máa jẹun pẹ̀lú ọwọ́ ọtún. Àn kí ì ṣe pé tí ẹ̀ n bá jẹun kí wọ́n máa jẹ ẹnu rẹ̀. Kí wọ́n sì máa gbọ́ àbí táyà wọn mi ò máa gbọ́ nǹkan míràn. Kò dẹ̀ yẹ kí èèyàn máa ṣe àwọn nǹkan bá yẹn. So nǹkan tó fàá tí irú àwọn nǹkan yìí tó ṣe dára kí ènìyàn máa ṣe nìyẹn. Mo máa ń gbádùn irú àwọn nǹkan yẹn. Mi dẹ̀ kí n fi irú àwọn nǹkan yẹn ṣeré rárá. So mo dẹ̀ fẹ́ran gbogbo àwọn nǹkan yẹn dáadáa. So nǹkan tó fàá nìyẹn, mi dẹ̀ kí n fi irú àwọn nǹkan yẹn ṣeré. Mi dẹ̀ fẹ́ran wọn dáadáa torí àwọn nǹkan yẹn ṣe wà nìyẹn. Mo máa ń ṣe ìwà tó dá tí mo bá jẹun. Torí kò dẹ̀ yẹ kí èèyàn máa fi irú nǹkan yẹn ṣeré rárá.

Páànù ọrùn kì í ṣe nǹkan tí eeyan le fi ṣeré ni, torí páànù yẹn ni wọ́n máa ń fi ṣí gbogbo ibi tí ọrùn bá lè wà ní. Torí àgùntàn tí wọ́n bá wà níbẹ̀, ọrùn kò de ní pawọ́n. So nǹkan tó fà á tó lè kí ẹni, nǹkan tó fà á tó yè kí ẹ́ máa ma fi páànù ọrùn yẹn ṣeré ni. Torí bí èmi bí mo ṣe wà yìí, mi ò ṣe fẹ́ràn ọrùn dáadáa. So gbogbo ibi tí wọ́n bá ti gbé páànù tó máa ń bo ọrùn, tó máa ń jẹ́ kí ó máa ń dá àbọ̀ bọ̀ yàn. So irú páànù yẹn ni mi ò dẹ́kin fi irúbẹ̀ yẹn ṣeré. Irúbẹ̀ yẹn ni wọ́n máa ń lo kí n jókòó torí mi ò dẹ́ fẹ́ràn kí ọrùn máa wọ̀n sí mi dáa. Torí ìgbà mí ó máa jẹ́ kí orí fọ́ yàn. Tí ọrùn bá ti pọ̀ báyìí, ó máa ń mú orí fi fọ́ wa fún ènìyàn.

Ilé, ah, ilé kì ṣe nǹkan tí eeyan lè fi ṣeré ni, ilé ó dẹ̀ ní pàtàkì dáadáa lọ́dọ̀ mi. Ilé ibi tí ẹeyan lè ti ṣe gbogbo àwọn nǹkan tó dẹ̀ dára ni. Kò dẹ̀ lẹ́, kò dẹ̀ ṣi ẹ́ni tó máa ní kò dẹ̀ fẹ́ràn ilé. Ah, ilé ni àbọ̀ sími oko. Ah, ilé sì ni, àwọn òbí mi won dẹ̀ wà nbẹ̀. Àwọn òbí mi àti àwọn àbúrò mi, àwọn ni ó dẹ̀ wà ní ilé bá ṣe n sọ̀rọ̀ yìí. So ilé n tó dẹ̀ dára kí ẹeeyan máa ṣí, un tó dẹ̀ ní pàtàkì láti ṣe ni. So nǹkan tó fa, tí mi ò dẹ̀ kí ń fi ilé ṣile ni, mo dẹ̀ fẹ́ran ilé dáadáa. So kì í ṣe nǹkan tí mi lè fi ṣeré ni. Ǹkan tó fa tí mo fi fẹ́ran ilé ni yen, kò dẹ̀ ṣẹ́ni tó máa ní kò dẹ̀ fẹ́ran ilé ní ayé yìí. Kaluku dẹ̀ fẹ́ran ilé dáadáa.